Mo máa ń fẹ́ràn láti jẹ oúnjẹ tó bá ṣẹ́kù, ìru tí ń bá jí ní àárọ̀ bá í, mo tiẹ̀ like oúnjẹ tó bá, tó bá ṣẹ́kù, kò ṣé oúnjẹ ọjọ́ kejì tó bá ṣẹ́kù o, oúnjẹ tí bá sè láàárọ̀ lọ́jọ́ yẹn tó bá padà ṣẹ́kù torí mo máa ń like oúnjẹ tó bá, tó bá ti tutù. So, alákọ̀kọ́ ìgbà tí màá kọ́kọ́ jẹ oúnjẹ yẹn torí pé èmi ló sè oúnjẹ yẹn. Oúnjẹ yẹn lè máa fẹ́ lọ lẹ́nu mi dáadáa. So, nígbà mi, mo máa dúró, tí ń bá ti lè serve everybody tó fẹ́ jẹ lára oúnjẹ yẹn. Mo máa dúró, màá, màá léta padà wá jẹ oúnjẹ e lé e tó wá ṣẹ́kù. Mo máa rí pé oúnjẹ tó máa padà wá ṣẹ́kù yẹn ó ti ẹ̀ lè wá dùn, like ó máa wa dùn lẹ́nu mi ju, ehm, àwọn è lé è tí mo kọ́kọ́ ṣe lalákọ̀kọ́ yẹn. So, nígbà mi gan-an, nígbà mí níbi tí mo like oúnjẹ, ẹ mọ pé tí ń bá kọ́kọ́ dáná, tí ń bá dáná torí pé èmi ló sè oúnjẹ yẹn. High tendency wà tó jẹ́ pé tí ń bá dá, tí ń bá dá iná yẹn tán, oúnjẹ yẹn máa má rùn sí mi ni. Oúnjẹ yẹn a máa rùn sí mi. So tí ń bá rí pé oúnjẹ yìí mi ò ní lè jẹ ẹ́, mi ò ní lè parí rẹ̀ lọ́jọ́ yẹn, mo máa bu oúnjẹ yẹn, mo máa gbé pamọ́, mo máa gbé pamọ́ sínú fridge. So, o máa freeze ẹ̀. Mi ò ní gbé sínú freezer níbi tó tí màá freeze. Ó depend lórí oúnjẹ. Ká ní ọbẹ̀ bẹ́ẹ̀ yẹn, mo sì lè gbé sínú freezer tó màá freeze. Ká ní bí oúnjẹ bíi ti rice, mo máa gbé sínú fridge, so that a kàn lè tutù. So, tó bá màá fi di ọjọ́ kejì, màá ma warm ẹ. Tí ń bá màá fi warm ẹ bí e lé e, mo máa notice pé oúnjẹ yẹn máa lọ lẹ́nu mi ju ìgbà tí mo sè ṣe tán yẹn. Torí ìgbà tí mo ṣè se tán yẹn oúnjẹ yẹn a máa rùn sí mi. A máa rùn sí mi pé "ẹhẹn, as per say pé kíni?" So but pé kó ti ṣe díẹ̀ torí pé mo ti, mo ti sè oúnjẹ yẹn bẹ́ẹ̀ yẹn. A máa lọ lẹ́nu mi dáadáa, ó máa dàbí ẹni pé gbogbo nǹkan tó, èmi fífún nǹkan tó fi jẹ́ kó oúnjẹ yẹn máa rùn sí mi ni pẹ́to pé mo ṣè ẹ́ ṣe tán. So gbogbo aroma yẹn ó sì ń, ó sì ń wà ní, eh, gbogbo aroma yẹn ó sì ń wà ní ẹnu mi. Ó sì wà ní around. So mo ti gbọ́rùn gbogbo oúnjẹ yẹn ṣé ṣe. So tí màá ma fi jó oúnjẹ yẹn kékeré ni mo kàn máa jẹ lára oúnjẹ yẹn tó máa fi sùn mi. Compared sí ìgbà tó jẹ́ pé, ehm, kò ń ṣe mi ló sè oúnjẹ. Ká ní kò ń ṣe mi ló sè oúnjẹ yẹn, "ẹhẹn, mo lè jẹ dáadáa" torí pé kò ń ṣe mi ló sè é. But ká ní pé mi ló sè ẹ́, ní most times, mi ní kíkọ jó oúnjẹ yẹn, mo ṣe sè tán yẹn, mo máa serve everybody. Eléèti tó bá ti wá kú, mo lè wá jẹ́ ká ní bí ń pa mí, mo lè jẹ díẹ̀ lára oúnjẹ yẹn torí pé bí ń pa mí. But màá wá ṣẹ́kù oúnjẹ yẹn kó ṣẹ́kù díẹ̀. Tí wọ́n bá ti wá jẹ ọwọ́ ọ̀sán àbí like two, three hours later tóyẹ pé everywhere ti ó ti calm down, ó ti settle down, màá ṣẹ̀ tó bá padà wá jẹ oúnjẹ yẹn, màá rí pé oúnjẹ yẹn máa lọ ní, oúnjẹ yẹn máa lọ ní ẹnu mi dáadáa. Oúnjẹ yẹn máa lọ ní ẹnu mi dáadáa ju, ju ìgbà tí mo jẹ lọ. Ní ìgbà tí mo ṣè se oúnjẹ yẹn tán, mo dẹ̀ wá rò pé kí lẹ́ tí o fi rẹ̀ ń máa rí pé, pé ó pé èmi ló sè oúnjẹ yẹn ni, and èmi tí mo dín ata, tí mo ṣe gbogbo ẹ́. So gbogbo aroma oúnjẹ yẹn ó ti máa fún sí mi ní gbogbo inú mi. Ó ti máa fún gbogbo inú mi. So kò lè jẹ́, ó máa jẹ́ kó oúnjẹ yẹn kó má, ẹni pé kó oúnjẹ yẹn kó rùn sí mi. So kò pẹ́ ràn, "ẹhẹn". So tí wọ́n bá tó wá di léta rùn tí mo sọ pé mo ṣẹ̀ fún wá jẹ́ yẹn, gbogbo aroma yẹn ti máa kúrò nínú, ọr kí n kọ kúrò, kí n kọ jáde kúrò lẹ́ẹ̀ láàárọ̀. Kí n kúrò lẹ́ẹ̀ kí aroma yẹn ti kúrò nínú everywhere. Kí n wá já, kí n wá padà dé ní ọ̀sán tí màá wá fi padà jẹ oúnjẹ yẹn, "ẹhẹn", oúnjẹ yẹn máa, ó máa lọ lẹ́nu mi dáadáa. Ó máa lọ ní ẹnu mi dáadáa. So mo ti try kìíní over and over. Mo dẹ̀ rí pé ó, ó, ó work. Yeah, it, it really, really worked. So kò ní jẹ́ pé mó lọ́pọ̀ ìgbà mo máa, tí màá fi lè dáná tán bẹ́ẹ̀ yẹn, mò ní jẹ́. Mò ní jẹ́, mo máa fọ́n oúnjẹ yẹn sílẹ̀. So ká tẹ́gun lè fẹ̀ sí i kí aroma yẹn lè kúrò ní, kí ó lè kúrò lẹ́nu lára ẹ̀. So tí wọ́n bá ti wá yá léta, màá padà wá, màá padà wá jẹ. Tí mo máa fi padà wá jẹ yẹn, oúnjẹ yẹn máa lọ lẹ́nu mi dáadáa. Ó máa lọ lẹ́nu mi dáadáa. So mo ṣe máa ń jẹun nìyẹn. So mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó bá kù. Mo tiẹ̀ fẹ́ràn rẹ̀ láti jẹ. Ẹ̀ṣpecially jollof rice, ehẹ, tó bá kú sí ìdí pot, mo máa ha jẹ.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi, mi ò lè sọ pé ẹyọ̀kan ni. Wọ́n pọ̀ and based on ibi iṣẹ́ tí mò ń ṣe. So number one ni data. Data subscription ó ṣe pàtàkì gan. Iná, iná náà ṣe pàtàkì gan. Then computer system ó ṣe pàtàkì gan. Bíró, ìwé àti bíró náà ó ṣe pàtàkì gan. Now mo ti list, mélòó mo ti list? Mo ti list to mẹ́rin tó ṣe pàtàkì. Jẹ́ kí n wá ṣàlàyé ìdí tó fi ṣe pàtàkì. Alákọ̀ọ́kọ́, ìdí tí, eh, data fi ṣe pàtàkì, màá bẹ̀rẹ̀ láti orí data yẹn. Ìdí tí data yẹn fi ṣe pàtàkì ni pé gbogbo àwọn táa ń dá lóùn online láti ń dá wọn lóùn, wọ́n ti ń lodge complaint. So tí àwa ò bá ní data láti connect online, kò sí bí a ṣe fẹ́ rí, eh, messages wọn, complaint pé ọ má message in and ọ má message, eh, customer care. So kò sí bí a ṣe fẹ́ rí message, eh, wọn, níbi tí a ti máa ka, níbi tí a ti máa rí pé, "Ok o, nǹkan táa ń yàn dojú kọ́ le le nípa sẹ́rvisì wa o. Bá ẹ bawo laa ṣe lè assist wọn. Kí ni solution tí wọ́n lè ṣe?" Àwọn mi n pé àwọn mì for the first time tó máa encounter irú nǹkan bẹ́ẹ̀ yẹn, so wọ́n máa need solution. A sì máa ma explain fún wọn pé ìkan bái bái ẹ lọ́ ma ṣe àbí nǹkan bái lọ́ n ṣe tó fi jẹ́ kí wọ́n máa encounter irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So that's-- ìdí nìyẹn to yẹ pé a fi, eh, data fi jẹ́ nǹkan tó rí jẹ́ pé ó wà very, very important because láìsí data kò sí bó ṣe fẹ́ wo complaint àwọn, customer kò sí. Kò sí bó ṣe fẹ́ rí gbogbo complaint àwọn customer. So ẹlẹ́kẹ́jì tí mo dárúkọ ni, eh, computer. Ìdí tí mo sọ pé computer ni pé a lè lo computer, a lè lo phone, but, laptop àbí phone. Any computer, ó lè jẹ́ desktop computer, ó lè jẹ́ laptop, ó lè jẹ́ phone. But torí pé ó jẹ́ ibi iṣẹ́ tó wà standard la fi ń lo, ehn computer. And ìdí tí a fi ń lo computer ni pé-- àbí laptop ni pé láìsí laptop, even though tẹ́ní tó bá ní data, ìṣìbọrí laptop náà ni ọ máa connect, eh, data sí, tí wọ́n ma fi login, tí wọ́n ma fi login, tí wọ́n ma fi rí àwọn, ehn, kíni yẹn. So láìsí, láìsí laptop àbí computer tí mo ṣe sọ yìí náà, kò sí, kò sí bí èèyàn ṣe fẹ́ mọ àwọn complaint tí àwọn customer, àwọn challenges táwọn customer ń face lórí níbi ìkan tó ń lò, sẹ́rvisì wa tó ń lò. So ló fi jẹ́ pé, eh, laptop ó wà very, very important. A lè ṣe lórí phone, but torí pé àwọn complaint yẹn máa, ó máa ń pọ̀, ó máa ń pọ̀ and for easy, so that eyàn a lè easy láti navigate wọn, òun nìkan, system máa fi ń better. Torí pé phone báyi wà ṣíní láti padà, lọ padà, but system ó máa gbé orúkọ wọn, ó máa gbé wá, ìwọ ni màá máa click lórí létí wọn kọ́ fẹ́ down, tún wọ́n gbé wá ní side by side. Bo ṣe gbé wá ní side by side yẹn gan-an, wàtún ti rí àwọn another táa sẹ́pòṣì gbé, eh, complaint jáde lẹ́gbẹ̀ẹ́ níbi the other side. That's why pé ojú ẹ fẹ́. So òun ni, eh, benefit, eh, computer yẹn. So òun ni benefit computer yẹn. So óun lo ye ki sọ pé computer náà wà very, very important. Àwọn nǹkan tó ṣe, pàtàkì. Then kí ni nǹkan ẹlẹ́kẹta tí mo ti sọ? Mo ti sọ nípa, data. Mo sọ nípa data tó wà important. Mo sọ nípa computer tó wà important. Kí ni nǹkan tí mo ti sọ tó tún wà important? Ẹ̀yàn, àwa ẹ̀yàn gan-an-gan ló wà important jù torí láìsí data, láìsí-- tí data bá wà, tí computer bá wà, tí ẹ̀yàn ò bá sí níbẹ̀, tá ló fẹ́ dá wọn lóhùn? Tá ló fẹ́ má reply, má wo kíni? Kò sí. Kò sí ẹni tí ó máa fẹ́ má dá wọn lóhùn, kò sí ẹni tí ó máa fẹ́ má-- so ẹ̀yàn náà wà important. And another thing tí mo ti fẹ́ sọ náà ni pé iná, iná náà wà important. Iná gan wà important gan-an gidi. To the extent to ye pe níbi tí iná wà important tètó, à kí máa ń dúró pé, NEPA ló máa má generate iná fún wa rárá. Torí tá'ba pé kí a máa dúró pé NEPA ló máa má generate iná fún wa. Ṣé kò lè dédé? À ko máa like-- so òun yẹ kí a máa má fi generate iná wa fún ara wa torí à mo ìpẹ́ NEPA ò wà reliable. Wọn má generate, torí iná gbọdọ̀ wà mẹ́rìnlélógún hours, mẹ́rìnlélógún hours. Even though kí n ṣe pe wà ti charge system sílẹ̀ ná. Bo ṣe ń dá wọn lóhùn ní ìwà ṣe máa charge. Mo ṣe ń dá wọn lóhùn ní ìwà ṣe máa charge. Mo ṣe ń dá wọn lóhùn ní ìwà ṣe máa charge. So láti per-- eh, speed up so and all that. So àwọn nǹkan tó wà important náà ni jẹ́ mó ṣe sọ data, computer, iná àti ẹ̀yàn gan-an-gan tó ń dá wọn lóhùn fúnra ẹ. Bà bà n bà rii. So àwọn nǹkan tó wà important ní ibi iṣẹ́ mi nìyẹn.

Mo ní, mo ní ọgbà, mo ní ọgbà sí ẹ̀yìn ilé, ẹ̀yìn ìkùlé ilé mi and mo dẹ̀ gbin àwọn nǹkan sínú ọgbà yẹn. Mo gbin àwọn nǹkan, àwọn nǹkan kékeré tó jẹ́ pé èèyàn ṣì lè gbin ní ilé ni mo gbin sí inú ọgbà yẹn. Àwọn nǹkan tí mo gbin sínú ọgbà yẹn ni fruits. Mo gbin àwọn ẹ̀fọ́ watermelon sí inú ọgbà yẹn. Oríṣiríṣi àwọn fruits náà, ẹ̀, nǹkan ni mo gbìn. Àwọn ẹ̀fọ́ kéékèèké bíi ilá, ẹ̀hẹ̀ń. Àwọn ẹ̀fọ́ tó pé, ẹ́, efinrin tó pé mo lè sáré já. Àwọn ẹ̀fọ́ ewúro tó pé tí màá nílò, mo lè sáré lọ sínú ọgbà yẹn, màá sáré já torí pé ó jẹ́ fresh. Ó dáadáa kí èèyàn máa jẹ nǹkan tó bá fresh náà nígbà mí. So nǹkan tó kọ́ mi láti gbin, láti ní ọgbà yẹn, nǹkan tó kọ́ mi láti ní ọgbà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé nígbà tí mo wà ní kékeré, ọ̀, mo gbé, mo gbé dàgbà lọ́dọ̀ grandma mi. So grandma mi ńigbà yẹn, àwọn náà ní ọgbà sí ẹ̀yìn ìkúlé ilé wọn. Òdò ọgbà tọ̀dò wọ̀nyẹn náà tóbi àtipé pé àwọn mọ̀ nípa àgbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n mọ báwọn ṣe lè, ẹ́, manage ọgbà yẹn. Wọn ṣe lè manage ọgbà yẹn dáadáa. So àwọn nǹkan ta ní sí inú ọgbà yẹn ní ọ̀dọ̀ grandma mi nígbà yẹn. Wọ́n gbin sugar, wọ́n gbin ìrèké gan sínú ọgbà yẹn nígbà yẹn. Oríṣiríṣi ẹ̀fọ́ la lè bá. Torí pé nígbà mí tí màá fẹ́ dáná báyìí, nígbà mí torí àwọn, a pò gan tà wa lọ́dọ̀ grandma mi nígbà yẹn. A máa kọ, a máa kọ lọ sí inú ọgbà yẹn, a máa dé lọ já àwọn ẹ̀fọ́ tó wà ń bẹ. Àwọn ẹ̀fọ́ tó pé tí a bá jẹ́ tán gan an máa tó wá ń jẹun. A ní ilá, a ní oríṣiríṣi sí inú ọgbà yẹn nígbà yẹn. Torí pé, ẹ́, àwa náà la máa ń take kia rẹ̀ tó bá ṣe di ọwọ́ ìrọ̀lẹ́ báyìí, a lọ máa f-a lọ máa wẹ́tẹ̀ pẹ̀lú, ẹ́, omi. A máa wẹ́tẹ̀ pẹ̀lú omi. So that gbogbo àwọn tó bá yí pẹ̀-- ṣáájú tí wọ́n bá yí pé kò kí n ṣe, ẹ́, rainy season, a máa wẹ́tẹ̀ pẹ̀lú omi. Grandma mi gan tún ń sin adìẹ gan nígbà yẹn. Ní, tó, adìẹ ní ẹ̀yìn ìkúlé ni gbogbo kiní ẹ̀ wà. So lẹ́gbẹ̀ẹ́ ọgbà yẹn wọ́n ṣe kejì síbẹ̀ tí wọ́n máa ń kó adìẹ sí. Wọ́n tún ṣe kiní wọ́n tún máa ń sin ewúrẹ́ gan nígbà yẹn tí ẹ́ kọ́ máa ń fún adìẹ lóúnjẹ. So gbogbo oúnjẹ, gbogbo tó máa ti lè fún adìẹ lóúnjẹ, táí tí àwọn adìẹ bá ti lè yàgbẹ́ nígbà yẹn. Íṣẹ́ tó máa fi mọ́ lọ fi máa da ìgbẹ́ yẹn, táa máa lọ máa fi máa dàádàánù. Wọ́n kọ́ máa lọ dà sí, ẹ́, orí ọgbà yẹn ni. So that a tún fún àwọn ilẹ̀ yẹn náà ní màánú. So mo rí pé ìyá ó tún fún àwọn ilẹ̀ yẹn ní màánú bí wọ́n ṣe, ẹ́, bí àwọn, bí wọ́n ṣe ń dà, bá ṣe ń da ìgbẹ́ yẹn sí. So most of the things ti ń sábà gbé jáde láti inú ọgbà yẹn ó máa ń tóbi, tó dà máa ń fresh compare sí ilé tó jẹ́ pé wọ́n lọ fi kẹ́míkà lọ rà, tó pé kẹ́míkà ló lọ fi ṣe, tó lọ rà ní kiní, ní ìgboro. So gbogbo ẹ̀, ẹ̀, mìíràn tẹ́ pé tí wá rí pé bí a tà bá gbin nǹkan kan síbẹ̀ for a very long time, àbọ̀ tí kó jẹ́ that dry season, gbogbo ẹ̀ bẹ̀yẹn ti máa ń kún fún oko, ti máa ń kún fún oko. So aṣẹ́ wa lọ máa yá, a máa yọ́, a máa yọ́ jáde, a máa pín ẹ̀. So bí a ṣe ṣe, bí a ṣe, bí a ṣe ń, ẹ́, treat ọgbà yẹn náà nígbà yẹn. Bí á ṣe take care ọgbà yẹn nígbà yẹn nìyẹn. Títí, títí, títí, títí, títí gbogbo kiní yìí torí pé mo rí nígbà tí mò ń dàgbà tí mo dẹ̀ rí pé, oṣì, ó wà lára nǹkan tó lè fi relief stress náà. Torí pé tó bá dé báyìí, tó bá wẹ́ níwe lọ tó bá lọ, tó bá máa mọ́, a fi take care àwọn kiní tó gbin sí garden, ẹ, ọgbà tọ̀dọ̀ ẹ. Wàá rí pé inú ẹ gọ̀ á máa dùn. Àní ó tún ní, ó tún fún ẹ ní chance láti jẹ́ nǹkan tó jẹ́ pé fresh ni. Tó jẹ́ pé wọ́n ò fi kẹ́míkà síi láti fi ṣe rárá. Torí pé fresh, ó fresh gan gidigidi. So torí pé òun, ẹ̀, mo pé wọ́n lọ sin-- ìwọ lo, ìwọ lo gbin, ìwọ dẹ̀ ló cultivate ẹ̀. So wà á mọ̀ pé wọ́n ò fi kẹ́mi-- o, wọ́n mọ̀ pé wọ́n ò fi kẹ́míkà kankan fi process ẹ̀. So gbogbo ẹ is like hundred percent, ẹ́, safe. So òun ni gbogbo nǹkan tí a ń gba. Àwọn nǹkan tí mo gbin sínú ọgbà yẹn náà ni àgbàdo. Tó bá jẹ́ pé nígbà àgbàdo, season àgbàdo ha, mo máa ń fẹ́ràn láti gbin àgbàdo gan gidi. Mo máa ń fẹ́ràn láti gbin àgbàdo. Torí tí màá ń fẹ́ràn àgbàdo náà ni ìtàn náà máa ń jẹ́ kiní wọ́ pé mo ti pé lẹ́tí mo gbin fúnra mi ẹ. Inú mi á sú dùn pé, "Áà! Èmi ló gbin ilé yìí." Rí i pé torí pé mo kì í ṣe àgbẹ̀. So má t-- kíẹ́ pé mi ló gbin bẹ́ẹ̀, inú mi á dùn pé, inú mi á dùn pé, "Oh! Èmi ló gbin ilé yìí." I will be very-- ẹ́, inú mi máa dùn dáadáa. So mo máa ń gbin àgbàdo, mo máa ń gbin ẹ̀fọ́, ẹ̀fọ́ ń ti ẹ́ máa ń gbin dáadáa. So iyà tí màá ń fẹ́ ṣe kiní ẹ̀fọ́, ẹ́, arówó jẹja nígbà mí. But ẹ̀fọ́ úgú àti, ẹ́, kí ni óókọ ẹ̀fọ́, ẹ̀fọ́ efinrin ni màá ń fẹ́ràn láti gbin dáadáa.

Mo mọ bí a ti ń ya àwòrán dáadáa. Mo mọ bí a ti ń ya àwòrán, bó ya pẹ̀lú-- mo lè ya àwòrán pẹ̀lú fóònù mi tàbí kí n lo camera láti fi ya àwòrán. Ìkan nú méjèèjì ni mo máa fi ń ya àwòrán tí mo dẹ̀ mọ wọ́n ṣe ń ya dáadáa. Ìtàn bí mo ṣe mọ wọ́n ṣe ń ya àwòrán mi lé lẹ̀. Nígbà tí mo wà ní secondary school nílé ìwé grammer, so ó máa ní subject kan tẹ́ pé subject mẹ́sàn-án la máa ń ṣe nígbà yẹn. So nínú subject mẹ́sàn-án yẹn, ẹ̀yọ̀ kan wà jẹ́ trade subject mìíràn. So ara trade subject yìí ni wọ́n ti wá compulsory pé, is either ká ṣe photography, garment making, catering and craft, fishery àti kí ni. So is either ká mú nínú àwọn trade subject yìí. So èléyìí te mi wá mú nínú trade subject yẹn, òun ni photography. So nígbà yẹn tí mo fi jọ́ìn photography, ìgbà yẹn wọ́n máa kọ́ wa máa ṣe ń snap picture, máa ṣe máa yàn edit picture, wọ́n sì lè print picture jáde. Gbogbo ẹ lọ ń kọ́ wa nígbà yẹn. Tó jẹ́ pé nígbà yẹn gan, wọ́n ra, àwọn òbí mi ra kíni fún mi, camera fún mi. Wọ́n ra camera fún mi nígbà yẹn. So tó jẹ́ pé bí mo máa ń snap àwọn ẹ̀yàn gan nígbà yẹn, nígbà tí mo sì wà ní, ìgbà yẹn mo ń sọ nígbà tí mo wà ní SS1, tí wọ́n bá ti lè ṣe inter house sport, mo máa snap àwọn ẹ̀yàn, mo máa lọ print ẹ jáde. Ó ní ẹ̀yán uncle kan nígbà yẹn tó máa bá mi ń print ẹ jáde. Karaole ni orúkọ wọn. So àwọn ló máa ń bá mi ń print ẹ jáde. So mo kàn máa ń ní gain kékeré lórí ẹ̀ mi. So bàá ṣe máa ń ṣe nígbà yẹn nìyẹn. Tí mo ṣe títí tí mọ́ fi mọ́n bọ ṣe ń snap picture tó jẹ́ pé àwọn student gan wá prefer kọ́ń snap lọ́dọ̀ mi. Jupé kó lọ snap lọ́dọ̀ àwọn ìyókù yẹn. Because number one, picture mi ó clear. Ó dẹ́ tún cheap. As per say student àárín ara wa ni, so à mọn báa ń ṣe ń ṣe fún ara wa. So ó cheap ju ti eléyi wọ́n máa ń rí ya ní ọ̀dọ̀ àwọn bàbá tó ń snap picture yẹn lọ. So òun ló máa ń fi jẹ́ pé wọ́n máa ń fẹ́ láti snap ẹ ní, láti snap picture ní ọ̀dọ̀ mi. So bí ṣá ṣe kí wọ́n ṣe ń snap picture nìyẹn títí fún ọdún mẹ́ta tí mo fi wọ SS. Nígbà tí mo wà ní SS3 ni mo snap mọ́ nítorí iṣẹ́ ti pọ̀. So SS2 rí láé kí n má snap kẹ́yìn, mo snap gbẹ́yìn. So nígbà tí mo fí bọ́ SS3 mi fẹ́ snap, mo ń snap náà, but ó ti kúrò lára mi nítorí pé iṣẹ́ ti pọ̀ si. So títí bẹ́ẹ̀, bá ṣá ṣe ṣe nìyẹn. Tí ó fi wá di ìsinyìí jẹ́ pé ìgbà ibi tí mo ti rí iṣẹ́ gan ní ọdún tó kọjá, èmi àti ẹni tí a jọ ń ṣe ń ìta tẹ́ pé tí máa ń snap ẹ, inú ẹ̀ẹ̀kan máa dùn pé tóí mo mọ wọ́n ṣe máa ń gbé camera angle, wọ́n ṣe bíi tẹ́lẹ̀. Ìbí tí ẹ̀yàn máa gbé camera sí tí èèyàn sì máa rí the best view fún picture tí ẹ̀yàn bá fẹ́ snap. So kan tó fi jẹ́ kí n-- kan tí mo fi wà expert nínú picture tí mo ń snap nìyẹn nìyẹn. So mo wá mọ wọ́n ṣe ń ya àwòrán rárá tẹ́ pé àwọn èèyàn gan máa ń pín fá láti máa pè mí pé kí n wá snap wọn ju àwọn mi lọ nítorí pé, ẹ̀gbẹ́ nígbà mi kò kí ń ṣe pé ẹ̀yàn fine àbí ẹ̀yàn fine ló máa ń determine bóyá picture máa fine. Tó máa ń determine nígbà mi, but ẹni tó bá yàn snap ẹ àti bí ẹni yẹn ṣe snap ẹ ni ó máa ń determine jù ní ọ̀pọ̀ ìgbà pé bóyá picture yẹn máa fine àbí kò ní fine. So ni ó máa ń fi jẹ́ pé àwọn èèyàn máa ń fẹ́ kí n snap wọn nítorí pé mo mọ wọ́n ṣe, mo ti ń gbé camera angle, mo dẹ̀ mọ bí, ibi tí mo lè gbé camera sí tí picture yẹn máa fi come out clean and fine. And thank God láyé yìí sí camera ó ń sharp nì, ó ń sharp ní ojojúmọ́ mi tẹ́ pé ǹkan tó bá fine gan tó máa fi ṣáná sí lójú gan, ṣáná sí lójú bí ẹméjì àbí ẹ̀mẹ́ta, ó máa fine wá ni. Advantages táà ń rí ní technology ayé i sì yí nìyẹn. So mo mọ wọ́n ṣe ń ya àwòrán dáadáa. Though, mi ò ní plan láti lọ professional nípa àwòrán yíyà. Mi ò ní plan láti wá lọ professional nípa àwòrán yíyà, but mo kàn mọ bọ́ ṣe ń snap náà ni. Mo mọ bọ́ ṣe ń snap. Mo dẹ̀ weak láti, ó dẹ̀ mọ pé ayé àtijọ́ ni o fi jẹ́ pé ẹ̀yàn ò ní láti mọ ẹhẹ ẹ sí ìbùdó tẹ́lẹ̀ kí wọ́n mọ ṣe snap. Ó le rọrùn kó yẹ kó lọ fún profession. O lè má snap, o lè ra camera gan on your own láti just to feel fine. Kò máa snap nature, wàá post rírìṣì rírìṣì. Òun ìgbà tó bá dá photography. So àwọn plan mi láti tí mo ní láti ṣe lọ́jọ́ iwájú nìyẹn. Máa má snap àwọn natures, máa má snap àwọn ẹ̀yàn, máa post ẹ sórí social media láti fi.

Mi ò ní àwòrán ní ara mi. Ṣe bí àwòrán ló máa ń pè ní, ehm, tattoo. Mi ní àwòrán lára mi. Ànd ídí tí mi fi ní àwòrán lára ni pé torí àṣà wa, torí àṣà wa ní ilẹ̀, ehn, nílẹ̀ Yoruba, wọ́n ò gbà kèèyàn máa ṣe àwo-- ní àwòrán sára. Tó bá ṣe àwòrán sára, won máa ma-- like wọ́n máa koko ma wo ẹ bẹ́ẹ́ni pé ọmọ, ọmọ ọ̀tá ni ẹ́ àbí tọ́ọ̀gí ni ẹ́. So, òun ni ò jẹ́ kí n ní àwòrán sí, òun ni ò jẹ́ kí n ní àwòrán sí ara mi torí pé àṣà wa ò gbà. Tó bá ti lè fa àwòrán sára, wọ́n máa fi ojú ọmọkọmọ, wọ́n máa fi wẹ̀. Wọ́n máa fojú ọmọ tó, ọmọ tó kì í gbọ́rọ̀, ọmọkọmọ tó ti ya ta rẹ̀, wọ́n máa fi wẹ̀. Ṣùgbọ́n èmi ò rí, mo ò rí as nnkan tó, tó burú, mo rí as nnkan tó burú torí kò ṣe pé ó bad, but kò ṣe pé púpọ̀. Ẹ̀hn tẹ̀yan bá ṣe kékeré sára kò bad fún èmi, but tó bá ti wá pọ̀ jù ni bí i tẹni náà ti máa di mo burú kú, but tori there's a way tẹ́ je pe ẹlo mi máa fi ya àwòrán sára náà. And nnkan tó bá yà sára, tí wa fi mo wipé eléyi náà kì í ṣe ọmọ gidi no matter how. So, mi ní, mi ní àwòrán sára ṣùgbọ́n mi ò jẹ́ ǹkan tó kọ, tó, tó kòdì síi nípa pé kí èèyàn ní àwòrán sára. Jẹ́ kí n sọ ìtàn nípa ìdí tí society wa ò fi gbà kí a máa ṣe ká máa ní àwòrán sára ni pé so ọmọ kan wà nígbà tí mo wà ní school. Ó dàbi pé kó tó di pé ó kúrò ní ilé kò ya kankan sí ara ẹ̀. So gba tó wá dé school ló ṣè wá ya, ló wá ya, ehm, àwòrán sí ara ẹ̀. Gba tó dé school ló ṣè wá ya àwòrán sí ara ẹ̀. So bó ṣe wá di ọjọ́ kan, ó dà ẹ́ pé ó mọ ǹkan lára àwọn relative rẹ̀, ehn, family ẹ̀ wọ́n wá wá sí school. So bó ṣe wá wá sí school wọ́n wá rí, wọ́n wá rí and eléyi tó dẹ́ tun ya sára yẹn kò kí í ṣe permanent one. Eléyi tó jẹ́ pé èèyàn lè nu kúrò ní, e get. So most times tó bá ti lè wá sí school bẹ́ẹ̀ yen ò máa ń padà tú ya. Ó tún máa tún ṣe dread gan sórí. Tó bá ti fẹ́ fẹ́ padà wá lọlé, o máa wá parẹ́ láìṣe pé pé kò ṣe anything. So bó ṣe wá di ọjọ́ kan bí ǹkan lára àwọ́n, ehn, relative ẹ̀ ṣe wá wá sí school nìyẹn. Ó dà pé wọ́n ṣe ǹkan ní school bí wọ́n ṣe wá rí nìyẹn. Tí wọ́n rí gbogbo ǹkan tó, gbogbo àwòrán tó ya sí ara ẹ̀ bí wọ́n ṣe lọ-- láì mo pe wọ́n ti snap òun, wọ́n ti gbé snap rẹ̀ torí wọ́n mọ̀ pé ta won bá délé lọ sọ fún òbí ẹ̀ pé wọ́n lè má fẹ́ gba wọn gbọ́. So ló jẹ́ kọ́n snap ẹ̀. Ohun ò de mo pé wọ́n ti snap òun. Bí àwọn yẹn ṣe lọ-- àwọn òbí ẹ̀ lẹ́ jẹ́ oníṣẹ́ ìránṣẹ́, pastor ni àwọn òbí ẹ̀. So bá wọ́n ṣe délé ni yẹ́n, bọ́n ṣe lọ fi picture yẹn wá lọ fi ran, ehn, mummy ẹ̀. À, mummy wa sọ pé, "Ẹ wọ ọmọ yín o, nǹkan báyìí báyìí lọmọ yín ló ń yà sí school. Irunrun biẹléyi ni ọmọ yín ló ń ṣe ní school." So inú wá, inú wá bí mummy ẹ̀ gùn gidi torí and for the fact pé torí pé wọ́n snap ẹ́ yẹn kò sí bí òun ṣe fẹ́ deny ẹ̀ mọ́. Torí wọ́n ti fún mummy ẹ̀ ní evidence pé ó ya àwòrán sí ara. Wọn ti fún mummy ẹ̀ ní evidence pé ó ya àwòrán sí ara. So bí ó ṣàṣewà, mummy ẹ̀ ṣe wà pé ní yẹ̀n pé ṣé ayé tó fẹ́ yàn nìyẹn pé kí ló lọ, kí ló lọ ṣe ní school pé kí ló lọ yà sí ara ẹ̀. Ó wá ní pé, "À, pe oun o yà kankan sára o pé wọ́n ṣe, pé àwọn ṣe practical kan ní school." Òmọ Theatre Arts ni. "Pé àwọn ṣe practical kan ní school ló jẹ́ kí wọ́n ya, wọ́n fi ya àwòrán sí ara. Pé àwòrán tóun ń yà sára yẹn pé kò kí í ṣe real àwòrán ni pé nǹkan tẹ́ je pé èèyàn lè fọ̀ kúrò ni." So mummy wa sọ pé why ìgbà te ṣe practical yẹn pé why tò fi fọ́, ò ṣe nu kúrò. Nígbà tẹ pari kí ni ọ́ wa sọ fún-- ó wá ṣàlàyé fún mummy ẹ̀ pé kò kí í ṣe practical ọjọ́ kan ni pé wọ́n fi shoot movie ni, kí ni ni. So ó gbọ́dọ̀ wà lára wọn bí i tó bí i ọ̀sẹ̀ kan ko to di pé wọ́n lo chemical yẹn láti fi fọ, fọ dánu. Ọ̀rọ̀ rẹ ṣàwàdí ọ̀rọ̀, ó di issue ṣe láàárín àwọn òun àti àwọn parent ẹ́. But ìdí tàwọn parent ẹ fi, fi sílẹ̀ ní pé torí pé ó sọ pé practical ló ń fi ṣe ní, ṣe ní school. So ǹkan fẹ́ lè yi fi ṣe story láti fi sọ fún, láti fi ṣàlàyé pé ní ẹ̀ torí pé kò ṣe pé ó burú ò mọ̀ torí pé society tà wà kò fi bẹ́ẹ̀ fààyè gbà pé kí tó bá ti lè rí tattoo lára ẹ̀ bẹ́ẹ̀, kankan tó máa ń kó wá sọ́kọ̀ wọn ni pé, "À, ọmọ burúkú lééléyi, à ọmọ burúkú lééléyi, à ọmọ burúkú lééléyi." Ǹkan tó máa ń kó wá sọ́kọ̀ wọn nìyẹn. So òun ni, ehn, òun ni ò fi jẹ́ kí èmi personally máa fi ya àwòrán sára. Ta rawon mi, to se pé despite the fact pé.

Mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò fẹ́ràn láti jẹ́ kí èmi àti èèyàn kan kájọ ní issue, tàbí kí èmi àti kan èèyàn kan kájọ máa jà. Irú èèyàn tí mo jẹ́ niyen. So most of the time, mo máàán, mo máàán try láti avoid anything tó lè dá, tó lè fa ìjà láàárín èmi àti èèyàn kan. So nǹkan tí mo máà ń ṣe ni pé, ní ọ̀pọ̀ ìgbà nǹkan tí mo máa ń ṣe ni pé, mo máà ń try as much as possible pé ìjà ò ní ṣẹlẹ̀ láàárín àwa méjèèjì. And tí ìjà bá ṣẹlẹ̀, boya misunderstanding, kò sí tí èèyàn bá wà tí èèyàn ò ní ni, ehn, misunderstanding. So tó bá wá ṣẹlẹ̀, tó bá jẹ́ pé mi ni ó jẹ̀bi, mo máa, mo máa sọ fún pé kó má bínú, pé kíni kan, pé bóyá mistake ni, pé kò kín ṣe intention mi. So, but tó bá jẹ́ pé ẹni ọ̀rẹ́ mi ló jẹ̀bi, tí ò wa fẹ́ admit pé òun jẹ̀bi, ó lè kọ́kọ́ dùn mí náà torí mo mọ̀ pé èmi ò lè control-- mo lè control reaction mi sí everybody, but mi o lè control reaction everybody sí mi. And tó bá je pé kíni ti eniyẹn de ṣe, ó de dùn mí gan an gidi. Mo lè pé kí n sọ fún un pé, "Ṣé, ṣé o rí pé nǹkan tó ṣe yìí pé kò da?" Ó de dùn mí. Ó de mọ̀ wipé tó bá ṣe irú nǹkan bi ẹ̀lèyi like. Torí mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo plain gan tó jẹ́ pé tó bá ń deal pẹ̀lú mi, wà ti mọ̀ pé àwọn nǹkan wà tó je pé mo ò like. Àwọn nǹkan wà tó je pé mo lè gbà, àwọn nǹkan wà tó je pé mio ò lè gbà. So mo lè wá sọ fún un pé, "Ṣé o mọ̀ pé nǹkan tó ṣe yìí pé ó dùn mí gidigidi? Pé mo de like, mio ò like e." So mo lè explain fún un tó bá jẹ́ pé èèyàn tẹ́ je pé ó wà reasonable, ó lè sọ, ó lè torọ idáriji pé kí n má bínú, mo máa dári tẹ ni yẹ́n gan ò bá sọ anything. Alákokọ́ gan mo lè má kọ̀kọ̀ sọ fún ènìyen, torí mo lè feel pé èniyen ò mọ̀ mi dáadáa ló jẹ́ kó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe. So tẹni yẹ́n bá sọ pé ti ó bá tọ̀rọ́ idariji, mo lè dárí jẹ èniyen. But boya èmi àti èniyen ti wá ń get closer like àti wá ń jẹ́ ọ̀rẹ́, mo máà ń sọ fún un pé mi o like kíni, àwọn kíni ló máa ń jẹ́ kí, tó máa ń jẹ́ kí n bínú. So boya èniyen wá ṣe láì mọ̀ bí ó ṣe mistake, ó túnwa padà repeat irú nǹkan bẹ́ẹ̀ yẹn, mo lè, mo lè dárí ji. Gbogbo ìgbà náà ni mo máà ń dárí ji èèyàn. But tó bá wa di wípé èniyen tí wá máa ń ṣe kíni yẹn lera lera, tó de mọ̀ wípé ti oun bá ṣe this particular thing pé inú máa bí mi, pé inú máa bí mi, ti oun bá ṣe, inú lè wá bí mi. And tí inú bá bími bẹ́ẹ̀ yẹn, most time mo kọ̀ má avoid ẹ́nìyẹn torí ọ̀rọ̀ ẹnu mi, mo mọ̀ pé ọ̀rọ̀ ẹnu mi ò dá. So mo kọ̀ má, most time mo kọ̀ má dákẹ́. I will just keep quiet. Mo máa dákẹ́. Torí mó mọ̀ wipé tí n bàá máa fi sọ̀rọ̀, ó lè má like, èniyen lè má like, kò ti e ni like nkan tó máa jàde láti ẹnu mi torí èmi gan nígbà míì mio kin like nkan tó máa n jáde láti ẹnu mi torí ọ̀rọ̀ mi. So má bínú, má bínú. Mo ní kata ni, òun ló jẹ́ kí màá sún mú bí eleyi. So tẹ ni yẹ́n bá wá ń ṣe kíni yẹn tó ń ṣe kíni yẹn over and over again, a-- mo máa try láti sún mọ́ eyin fẹ́niyen. Mo lè stop láti máa jẹ́ ọ̀rẹ́ èniyen torí mo mọ̀ pé ti eniyen bá ń keep on, tí eniyen bá mọ̀ pé kíni yìí ò jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa bí mi nínú, ti eniyen de n tunṣe, tún un ṣe, tún un ṣe lójoojúmọ́, which means eniyen o value friendship wà ní yèn, ko value, which means ó ń ṣe nǹkan láti jẹ́ kí n bínú intentionally. And tí n bá dẹ̀ n bínú, a lè jo je ọ̀rẹ́, a lè jo jẹ ọ̀rẹ́ torí kò sí-- ójoojúmọ́ làá máa jà because mi lè sọ pé mo fẹ́ máa jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú ẹni ti o jẹ́ pé, nǹkan tó jẹ́ pé a máa bí mi nínú làá máa máa ṣe lójoojúmọ́. So mo máa try as much as possible láti dẹ̀yin lẹ́yìn eniyen. Mo má stop láti jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú eniyen torí mi ò ní fẹ́ kí èmi àti èèyàn máa jọ máa ní clash. Ti eniyen mọ̀ pé nǹkan tó jẹ́ pé mo nǹkan tí ó ń ṣe pé ó máa ń bí mi nínú gidi, gidi, gidi ni, ti ó kin ṣe pé just random kíni, tó dẹ̀ ń ṣe intentionally like tó mọ̀ mọ̀ ọ́n ṣe láti fi bí mi nínú, so mo máa like, mo kọ̀ má, mo máa sún mo eyin feniyen torí mi ò ní fẹ́ kí eniyen disturb peace because mo ti notice pé tí èmi àti èèyàn bá jọ ní misunderstanding, ehn, mind mi ò kín ń wà at rest. Irú èèyàn tí mo jẹ́ niyen. So at all cost, mo máa ń try láti wà in good terms pẹ̀lú àwọn èèyàn at all cost. Got it?

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, òun ni yàrá tí mo ti máa ń sinmi. Mo lè sọ pé bedroom. Torí pé ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé mo fẹ́ràn sitting room náà o. Torí pé sitting room ni room tí ẹ pé èèyàn tí máa ń, èèyàn tí máa ń wo fíìmù, máa ti máa wo gbogbo nǹkan. Ṣùgbọ́n mo kò fẹ́ràn inú yàrá. Ànídí tí mo fẹ́ràn inú yàrá ni pé inú yàrá ìsinmi ni, eh, inú bedroom mi ni aṣọ mi wà, ibẹ̀ ni bàtà mi wà, ibẹ̀ ni, eh, bed wà. Èmi tí bá rẹmì, báyíí ti máa fẹ́ lie down, ibẹ̀ náà ni màá lọ tí màá ti, tí màá ti lie down, tí màá ti sun, tí màá ti fi relax ara mi. Ó, ó lára nǹkan tó fi jẹ́ pé tí mo fi like, ehm, bedroom yẹn nìyẹn. So, and n kò jẹ́ pé mò ń like sitting room náà torí sitting room ni yàrá tí èèyàn ti, yàrá ìgbàlejò. Tẹ́kọ́ tí èèyàn bá ní àlejò, bẹ̀ní èèyàn tí máa gba wọ́n. Tẹ́lẹ̀ ni bẹ̀lú èèyàn tí máa wo fíìmù, tí máa fẹ́ wo fíìmù. But mo kàn jé nǹkan tán kí n lè kọ wá fund mọ inú yàrá, eh, bedroom mi, ní yàrá inú ilé tí èèyàn ń sùn ju sitting room lọ. Torí pé most time náà tí màá fẹ́ wo fíìmù náà, mo lè wo fíìmù náà nínú yàrá ibi tí mo ti ń sùn. So mo kàn wá feel relaxed nínú yàrá ju inú, eh, sitting room, inú sitting room lọ, yàrá ìgbàlejò lọ. Torí pé even though tí mo bá ní àlejò náà and bòyà àlejò tó jẹ́ pé at-- ótú pẹ̀ táti ti mo ara wa, tó bá wà nínú sitting, sitting room, mo ìṣe lè sáré sọkún. Torí mo rí inú yàrá yẹn azé inú yàrá tó jẹ́ privacy, privacy má, privacy mi. So tó bá wà nínú yàrá yẹn, ohun kan tí màá ṣe inú yàrá, èmi, ọwọ́ mi ló wà. Ìyẹn sì ọwọ́ mi ló máa wà. So even ẹnìyàn kan ò ní rí. But inú sitting room, everybody ló máa tẹ́l láti rí ohun kan tó bá ń ṣe. So ló jẹ́ kí n like, eh, inú yàrá ìbùsùn ju ẹni ọ̀daràn. Mo jẹ́ like kitchen náà. Mo like kitchen. Ànídí tí mo fi like kitchen náà ni pé idí kitchen láti ń dáná and mo dẹ́ fi jéyàn nǹkan tí mo fẹ́ràn láti dáná dáadáa. Mo fẹ́ràn láti dáná pẹ̀kú. A ti máa fo awọn abọ́, a ti máa ṣe ń gbe yẹn. Ìyẹn ni mò ń fẹ́ràn. Ṣùgbọ́n mo fẹ́ràn láti, láti máa dá iná dáadáa. Mo fẹ́ràn láti máa dáná dáadáa. Ọ́ dà iná wọ́n jẹ́ nǹkan lára, eh, nǹkan tí mo fẹ́ràn láti máa, láti máa ṣe jù. Èmi máa sọ wípé kitchen ni inú yàrá tí mo fẹ́ràn jù nínú, eh, inú ilé. Ṣùgbọ́n mi lè máa gbé inú kitchen, mi lè sùn sínú kitchen. Ìṣẹ́jú mélòó ni mò ń lò nínú kitchen ní ojoojúmọ́. Ìbà bá rẹ̀ e tí bàá jí láàárọ̀, tí màá dáná, mo ló one hour nínú kitchen. Mo lè tún jáde kúrò bẹ́ẹ̀. Torí ẹ́, iyẹn torí pé mó fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, tí màá wọ̀ kitchen, sáré prepare snacks, tí mo tún jáde kúrò bẹ́ẹ̀. Tobá tún dí alẹ́, tí màá fẹ́ dáná, ópọ̀ jù mo ló wà náà thirty minutes or two hours. Torí oúnjẹ alẹ́ máa ń pẹ́ nígbà mí láti sè é. Ànídí ni pé èèyàn máa ní time fún oríṣiríṣi ẹ̀hẹ̀. Èèyàn ò ní sí ní hurry bí i tí a rọ̀ yẹ̀. So òun ni òun jẹ́ kí tẹ́lẹ̀ kí n fẹ́ choose kitchen as yàrá tí mo fẹ́ràn jù, tí mo fẹ́ràn láti máa dáná ná. So ló jẹ́ kí mú inú yàrá torí pé inú yàrá tí màá fẹ́ sùn báyìí, inú yàrá mo lè sọ pé mo sì ń lò ju nínú gbogbo inú room yẹn torí tí màá fẹ́ sùn púpọ̀ jù, mo máa sùn eight hours. Inú yàrá náà mo ti máa sùn. Mi lè sùn sínú sitting room. Tí màá fẹ́ dress up, tí màá fẹ́ wẹ̀, inú yàrá mi náà ni. Inú yàrá, eh, tí èèyàn máa ń sùn sí, ibẹ̀ náà ni mo ti máa ṣe gbogbo eléyí tí mo, tí mo dárúkọ yí. So gé mo ṣe sọ yàrá, gé bí ìbẹ̀rẹ̀ rẹ̀ ṣe jẹ́ pé mo ṣe sọ pé yàrá wo ni inú ilé ni mo, ni mo fẹ́ràn jù. Mo lè sọ pé kí yàrá ìbùsùn nínú ilé ni mò, lè sọ wípé mo fẹ́ràn jù. Ànídí náà ni pé torí pé òun náà ni yàrá tí a pé mo lè sọ pé mo lò ju nínú ilé. Òun ni yàrá tí mo lè sọ pé mo lò ju nínú ilé. Tí màá jí láàárọ̀, tí màá lọ, eh, mo sì máa tìlè jí láàárọ̀. Bí à mo fẹ́ dáná, mo lọ sí kitchen, mo lọ dáná. Mo tún máa padà sínú yàrá náà ni. Tí bàá dáná gan kánìpé mo jí láàárọ̀, mo fẹ́ wọ ṣọ́, mo fẹ́ sáré lọ jím, inú yàrá náà ni mo ti máa bẹ̀rẹ̀. So inú yàrá ìbùsùn náà ni mo lè sọ pé ó jẹ́ yàrá tí mo fẹ́ràn jù nínú gbogbo ilé torí òun náà ni yàrá tí mo lè sọ pé mo lò ju nínú gbogbo ilé. Òun ni yàrá tí mo lè sọ pé mo lò ju nínú gbogbo ilé tí màá sùn bẹ́ẹ̀, mo ti máa sùn. Ìgbà mìí ko n níbi tí mo fẹ́ràn inú yàrá mi ni kí n máa dáná tán, tó jẹ́ kí lọ jẹ lórí dinning táble, màá gbé oúnjẹ yẹn wá sínú yàrá. Màá dẹ̀ máa jẹ nínú yàrá. That's how it is. Mo dè máa ká sórí bed, mo dè máa jẹ oúnjẹ mi, màá tún lọ fo abọ́, màá tún padà sínú yàrá, màá tún lie down. So mo fẹ́ràn inú yàrá ìbùsùn mi jùlọ.

Ó ti ṣe bí ọ̀sẹ̀ méjì tí mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Dí ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàárọ̀ kùtùkùtù tí màá ń ṣe lọ ibi iṣẹ́, mo máa ń gun ọkọ̀ akẹ́rù lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n ìdí tí mo fi dẹ̀ yẹn lẹ́yìn yẹn ni pé ó máa ń jẹ́ kí n pẹ́ torí àwọn ọkọ̀ yìí torí pé wọ́n máa ń dúró lọ́nà láti máa fi gbé àwọn dá passenger. So because of that, wọ́n máa jẹ́ kí n pẹ́ dé ibi iṣẹ́ torí àwọn ò ní rò pé ẹni àwọn anything wọ́n gbé o péibi iṣẹ́ ló ń lọ òó. Ibi tí awọ́n bá ti lè rí customer ni. Tí wọ́n ò bá dẹ́rì rí customer torí pé á ti ọkọ̀ yẹn kún tó bí ìlàjì, wọ́n ò ní gbéra number one. Torí àkọ́kọ́ wà ọkọ̀ dúró pẹ́ nínú bus stop wọn, tí wọ́n bá tún máa gbéra gan an. Wọn ò tú ní dé ibi, wọn ò tú ní dé ibi tó jẹ́ pé, ẹm, wọn ò tú ní tètè gbé ẹ dé ibẹ̀ torí pé wọ́n máa gbé àwọn èèyàn lọ́nà, gbé àwọn èèyàn lọ́nà. So, òun ló jẹ́ kó jẹ́ pé ó ti pẹ́ tí mo ti gbé ọkọ̀ akẹ́rù last. Ṣùgbọ́n nígbà tí mo wà ní ẹ̀ kín bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́, higher institution, eléyìí mo tẹ̀ máa ń gbé ọkọ̀ akẹ́rù ni ojoojúmọ́. Ojoojúmọ́ mo máa ń kó, mo máa ń gbé ọkọ̀ akẹ́rù tí màá fẹ́ lọ sí school báyìí. Mo máa, ó máa ní bus stop kan tó jẹ́ pé, ẹm, nígbà tí mò ṣe ń gbé nínú ìgboro ni òkun tó di pé mo mú wá sí ẹ̀gbẹ́ school. So a máa lọ sí ibi ọkọ̀ akẹ́rù yẹn níbi ẹgbẹ́, níbi ẹgbẹ́, níbi bus stop wọn. A máa dúró síbẹ̀, bọ́ọ̀sì ńlá ló máa fi ń kó ẹrù yẹn. So a máa dúró sí inú ẹ̀. Ìgbà mí thirty minutes kó tó di pé ọkọ̀ yẹn kún. Tí ọkọ̀ yẹn ò bá dẹ́tì ti kún, wọn ò ní gbéra. Ní bus stop ni wọ́n ò ní gbéra. So ìgbà mí thirty minutes, ó depend lórí ọjọ́ tó bá jẹ́. Ká lọ́jọ́ Monday, ó máa tètè kùń Ọjọ́ Tuesday náà máa tètè kúǹ. But wọ́n sì lè wọlé ọjọ́ Thursday, Friday. Ó máa pẹ́ kó tó di pé ó kún torí àwọn èèyàn tó pọ̀ kí ń lọ sí school ní ìgbà yẹn. So tí wọ́n bá ti lè dúró sí, ẹm, a máa lè dúró sí park bí like thirty minutes tí wọ́n bá ti lè dúró dúró, ta dúró di àwọn passenger láti jẹ́ kí bọ́ọ̀sì yẹn bá ti lè kún, kí bọ́ọ̀sì yẹn bá ti lè kún báyìí. Àwọn ò kiín máa ń gbé èèyàn lọ́nà tí wọn, wọ́n kọ́ máa lọ sínú campus street ni. Àwọn ọmọ máa lọ campus street and direct. So ìyẹn tú better díẹ̀ torí mo mọ̀ pé school ni mò ń lọ, kò jẹ́ pé mò ń lọ ibi iṣẹ́. And most of the time ọ̀sán náà ló máa ń bọ́ sí so mo máa ṣẹ̀ jẹ kúró lè bí one hour before then. Compare sí ibi iṣẹ́ tí ó jẹ́ pé àárọ̀ ló máa resume. Tí wọ́n bá ti kọ́ fẹ́ kó delẹ́ yìí sí ìfẹ́, kó sọ kó fẹ́ kúró lè ní wọ́n, gbogbo ọ̀tún resume ni aago méje òwúrọ̀. Ṣé o fẹ́ kúró lè ní aago mẹ́fà òwúrọ̀ ni? Time olùwàá fẹ́ jí, so irú nkán bá yẹn kò sì ló máa fẹ́ tẹ́ ọ. Torí èèyàn ní time láti fi navigate àti ṣe gbogbo ẹ̀. So mo ṣe máa ń gbé àwọn ọkọ̀ ẹni yẹn nígbà tí mò wà ní school. Tí bàá gbé ní park, tó bá jẹ́ pé mò wá dúró sí ẹ̀gbẹ́ títì, àwọn ẹ̀gbẹ́ títì yẹn, wọ́n ò kí ń dúró o. Wọn ò kí ń dúró kí èrò wọn kún. Ṣùgbọ́n tí wọ́n bá ti lè wọlé, hm, tí bọ́ọ̀sì yẹn ò bá kún, tí wọ́n bá ṣe rí àwọn èèyàn lọ́nà, ni a ṣe máa gbé àwọn èèyàn. Àwọn èèyàn tí wọ́n bá rí lọ́nà, a máa gbé wọn, a máa gbé wọn. So ìyẹn náà in another way náà, ó máa ní bó ṣe máa ma dílé ẹ náà. Torí wọ́n lè máa ì tẹ́, àwọn mí lè máa tètè dáhùn. Wọ́n ṣé máa tó, tí wọ́n bá rí, tí wọ́n bá rí èèyàn rí báyìí, wọ́n ṣé máa tó dúró dè ẹni yẹn kí ẹni yẹn tó fi ẹfẹ̀sẹ rìn wá bá ẹ, bá wọn ní ibẹ̀ tó máa fi gbé ẹni yẹn lọ síbi tí, ẹẹ́, síbi tí wọ́n ń lọ. So òhun ni encounter tí mo rí ní kí wá gbé, gbé ọkọ̀ akẹ́rù. And the last time tí mo lọ sí school bí i ọ̀sẹ̀, ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo fi lọ sínú school. Ìgbà yẹn náà ni mò wá padà gbé irú àwọn, ẹm, irú àwọn bọ́ọ̀sì ẹ, ẹ, bọ́ọ̀sì akẹ́rù yẹn. Bò bá rí pé student pọ̀ sí so wọ́n bẹ́ẹ̀ sí ìgbà yìí tó dọ̀wá. So wọ́n kì í máa, wọ́n kì í máa ń gbé like even though tí wọ́n bá gbé gan ní kì í like ìṣẹ́jú ni, ìṣẹ́jú bí i méjì mẹ́ta tí wọ́n bá ti lè dúró sí park báyìí, bọ́ọ̀sì ti kún, bọ́ọ̀sì ni máa ti gbéra. Tí bọ́ọ̀sì bá dẹ́rì ti gbéra báyìí, ó lọ sínú school nìyẹn. So within thirty, twenty, twenty-five minutes, èèyàn sì máa dé school. So irú ọkọ̀ akẹ́rù yẹn bẹ́ẹ̀ báyìí. Ẹ lè sùn kálẹ̀ pé bẹ́ẹ̀ ni ọkọ̀ akérò lọ sí ibi iṣẹ́ ṣe máa ń rí ní àárọ̀. Mo bá sọ pé òkè, pé kí màá gbé irú ọkọ̀ yẹn, but since tẹ́kò kò rí bẹ́ẹ̀ yẹn, mi ò ní choice ju pé kí màá lọ gbé private, eh, car, car tàbí kí n gbé ọ̀kadà lọ torí mi lè wá avoid. Torí kò possible kí n kúró nílé ní ago mẹ́fà. Láìṣẹ pé mi ní ìsunmọ́jú náà, mo máa sunmọ́jú. Mo máa ní àwọn ǹkan náà tí mo máa fẹ́ ṣe. So tí a máa dúró di torí pé kí ọkọ̀ akẹ́rù má jẹ kò pẹ́ lébi iṣẹ́. So èmi kọ́ fíku solution ni pé kí èèyàn kọ́ kò ní mọ́tò tara ẹ̀. Tí o bá ní mọ́tò tara ẹ̀, gbogbo ẹ̀, gbogbo ìṣòro eléyìí ló ti máa, ló ti máa solve fún ẹ. Òhun náà ni solution tí.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi pọ̀ gan. Owó wà nínú ẹ̀ torí, àpò owó mi otóbi gan. So àwọn nǹkan tó wà nínú ẹ̀ ó pọ̀. Owó wà nínú ẹ̀. Purse kékeré tí mo máa ń fi kó owó sí o wà nu ẹ̀. Àwọn makeup mi wà nbe. And ìkan like mo kò ní bí mini makeup box tí mo máa ń gbé sínú ẹ̀. Àwọn nǹkan tó wà nínú mini makeup box yẹn ni lip gloss, eyelashes, mirror, mascara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ló wà nínú eh makeup box mi. Then nínú bag mi, makeup box yẹn náà wà nínú bag mi. So nínú bag mi, àwọn nǹkan tó wà nínú bẹ náà ni ehm mo ní jotter síbẹ̀, bírò wà nbe, ID card mi wà nbe, passport mi wà nbe, ATM card mi náà wà nbe. Kí ni àwọn nǹkan tó tu wà nbe? Ki n máa rántí. Ǹkan tó wà nínú bag mi sa apọ̀. Ko n se gbogbo ẹmo lé, mo le. Rántí. Bẹ́ẹ̀ ni. And ìdí tí mo máa ń fi kó àwọn nǹkan bi ẹ́lẹ̀ sínú bag mi ni pé tí bá needi e ay tó kò kì í ṣe, kò kì í ṣe bag tí mo bá gbé lọlé ni mo máa ń gbé lọ ní ojojúmọ́. Mo máa ní bag tojepe mo le lo bag, mo le lo bag kan bai fojo méjì kí n tu change ẹ̀ kí n kó àwọn nǹkan tó wà nínú ẹ́ kí n tu kó sínú ẹ́, kí n kó sínú bag imi. So bi mo se máa ń ṣe ní ẹ. So àwọn nǹkan tó wà nínú bag mi nìyẹn. Eh àwọn nǹkan tó ti wà nínú bag mi and the reason why tí maa fi ń change bag mi ni pé tí ba ń lo bag ẹyo kan, one, kò kì í ṣe gbogbo aṣọ mi ló máa fit and two bag yẹn á máa weak. So àwọn ìdí tí mo máa ń fi change eh bag mi nìyẹn. And ìdí tí mo máa ń fi kó gbogbo àwọn nǹkan tó jepe mo mọ̀ pé mo máa máa nílò and àwọn nǹkan tí ẹ́ kí mo máa need even impromptu sínú bag mi even though mo lè máa need assurance ó sí pé mo máa need e ní ọjọ́ yẹn ni pé nkan ti ṣẹlẹ̀ sí mi lójú ọjọ́ kan tó yẹ pé mo ní de eh mo ní di ǹkan so tó yẹ kí n-- mo ní di ǹkan tó yẹ kí n-- tó yẹ kí n lò. Bút torí pé láàárọ̀ ọjọ́ yẹn bi mo ṣe ń kúrò nílé, mo ro pé ṣé mo máa, ṣé mo máa need kíní bai àbí mi ní need e ṣé kí n mú dání àbí kí màá mú dání. So later, later on lódo jọ́ yẹn mo wa rí pé à mo máa need kíní yìí o mi de wa mu dani, kíní yẹn dẹ̀ wá dùn mi so ló máa fi ń ṣe mí toje pé bóyá mo need kíní àbí—bí a mo mọ̀ bóyá mo máa lo kíní àbí mi ní lo. So fact pé kò kì í ṣe nǹkan tó wúwo ju and that any point in time ni mo lè sọ pé mo máa fẹ́ lò. So mo kò máa kó sínú bag mi só that any time tí, tí màá fẹ́ lò mo kò máa like, mo máa lè mú nínú bag mi so ló máa ń jẹ́ kí n di-- kò yẹ pé mo máa ń di ẹrú tánká si sínú bag mi rárá o. Mo máa ń di àwọn nǹkan tí ẹ́ pé ó wà important bí some ìrúpọmi bírò báyìí. Mọ̀ pé lọ́jọ́ yẹn mo lè máa, ẹ́ní tí lè máa fẹ́ wàráǹtì mó máa lo bírò, mo lè máa ní need e gan. Bírò jẹ́ nǹkan tí ẹ́ pé o máa lò náà ni. Eh so ID card àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí ẹ́ pé mo mọ̀ pé ó wà very important tí ẹ́ pé mo mọ̀ pé anywhere tí màá dé, tí ì bá ní-- torí mo, mo hate kíní kan tí n ba fẹ́ lò nkan kí wa máa tọ̀rọ́ lọ́wọ́ àwọn eyan. Mi ò like ìníyẹn rárá. Ó tun wa lo jẹ́ pé nǹkan ti mo ní in surplus nile because èmi feel pé tó bá ti n bẹ̀rẹ̀ ǹkan jù lowo àwọn eyan, ó máa ń reduce lára aura e. Idi ta àwọn eyan a máa fi fojú kan wo like wọ́n a máa-- ó tu depend lórí nǹkan tó bá bẹ̀rẹ̀ gan. So wọ́n máa fojú pé kíní wo e pe o n tọ́rọ́ so most time tí ẹ́ pé màá like láti jẹ́ kí ara mi prep, màá fẹ́ láti prepare ara mi. So àwọn nǹkan tí mo mọ̀ pé mo máa ń lò níbi tí mo lọ yẹn àbí àwọn nǹkan tí ẹ́ pé mo máa lè later lò ní ọjọ́ yẹn, màá kó sínú bag mi. So that tí ba later padà lò ó, tí ì bá later padà lò ó, eh fine. So kò ṣe pé bag mi náà tóbi gidi bẹ́yẹn o. Handbag náà ni mò ń sọ o. Toje pé ó lè gba bírò, ó lè gba eh eraser, ó lè gba marker àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, eh phone, wi-Fi. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mò ń kó sí inú bag mi. Tó dẹ̀ ni wúwo ju toje pé tó bá rí bag lọ́wọ́ wa fi mo pe okay—bag náà sì dàbí ilé. Kò ṣe pé mo di ẹrú gbogbo àgbáyé sí inú bag. So, so you get nǹkan tí mò ń sọ? So gẹ́gẹ́ bí ìbéèrè yen ṣe jẹ́ pé kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó mi. Àwọn nǹkan tó wà nínú àpò owó mi pọ̀. Bírò wà nbe, pencil wà nbe, eraser wà nbe, marker wà nbe, wi-Fi wà nbe. Mi tiele máa dáruko gbogbo àwọn nǹkan tó wà nbe torí ó pọ̀ gan gidi.

Mo fẹ́ràn tea ju coffee lọ. Ìdí tí mo fi fẹ́ràn tea ju coffee, méjì náà ni, mi kì í mu tea, mi kì í mu coffee. Ṣùgbọ́n mo ṣi, tí wọ́n á ṣi gbé méjejì síwájú mi, mo sì máa a mu tea ju pé kí n mu coffee lọ. Ìdí ni pé mi ò fẹ́ràn, mi ò like bí òórùn bí coffee ṣe máa ń rùn. Ó máa ń ní bí ó ṣe máa ń rùn tó ń ṣe pé ó máa ń ṣe bákan bákan lára mi tí n báa, tí n ba gbóòórùn rẹ̀ tàbí tí nba mu ṣé mo rántí ìgbà to se pé, ìgbà tí mo wà ní kékeré? The first time tí ma kọ́kọ́ try láti máa mu coffee ni ìgbà tí mo wà ní secondary school. Ò dà pé SS2 ni mo wà nígbà yẹn, ìgbà táa fẹ́ ṣe government exam. So àwọn ọ̀rẹ́ mi ló máa ń sọ fún mi pé tí èèyàn ò bá fẹ́ sùn lálẹ́ pé kí èèyàn ra coffee, pé tí èèyàn bá mu coffee pé ó máa jẹ́ kó jú èèyàn dá. So bí mo ṣe, emi náà, bí mo ṣe lọ ra coffee náà nígbà yẹn náà nìyẹn. So tí màá pó sómi, tí màá mú àti ìgbà yen mo wa wò pé bó ṣe máa ń rùn, ó máa ń ní bí ó ṣe máa ń ṣe lára mi. Mi ò like bí ó ṣe máa ń rùn ngbà yẹn. But torí pé mi ò fẹ́ sùn lálẹ́ now. So mo máa ra, màá mú. Ìgbà mí màá dà sómi tán bi eleyii, màá mú tán, màá sùn. Màá sùn lo. Orun tí mi o fẹ́ sùn, tó bá tun wa di ojo kejì, or a tun wa máa fọ́ mi. But ó jẹ́, ìgbà mí ò jẹ́ kí n kàwé nilu ki dáadáa o. So bi mo ṣe n mu coffee ni, mo se n mu coffee. So be mo se wá dàgbà, mo wa notice pe mi ò like òórùn rẹ̀. Mi ò like òórùn rẹ̀. Ó ní kaluku ló mú ọ bí òórùn coffee ṣe máa ń ṣe sí èèyàn lára. Mi ò like òórùn rẹ̀ rárá. Òórùn rẹ̀ gan láṣan gan. Ó máa ń ní bí ó ṣe máa ń ṣe tí mo bá ti lè gbo òórùn rẹ̀. So oun ni o kí n jẹ́ kí n máa mú. But mo mọ̀ pé tí èèyàn bá mú ó máa ń jẹ́ kí brain èèyàn wà active. Bọ̀ mi ò like òórùn rẹ̀. Ó wà lára nkan tó jẹ́ pé mi ò fi like boya. Later on tí n bá rántí pé even energy drink gan mi ò like ẹ. Ìgbà tí ó yá gan to je pe wọ́n tun wa á n ṣe three-in-one e to je pe wọ́n máa míx milk mọ, wọ́n máa míx omi, wọ́n máa míx milk, wọ́n máa míx sugar mọ, tí màá tun lo iyẹn náà, mo tún rí pé mi ò like ẹ náà. Òórùn yẹn ná sì máa, sì máa padà jáde lára ẹ̀. So ni òórùn yẹn gan gan gan, ni mo ní problem pẹ̀lú ẹ. Tí màá mú-- even though tó máa, tó ń, tó bá ń rùn gan boya ko rùn, tí n ba ti lè mú, tí n ba ti lè taste ẹ, òórùn e náà máa jáde síta. So ó wà lára ohun tó jẹ́ pé mi kì í mu. Mi kì fi mu ehn coffee niyen. Mo dẹ̀ mo pé ó ṣe ára lóore. But tea, mi kì mu tea náà, but mo máa ń mu tea once in a while. Ìdí tí mi kì í fi mu tea náà ni pé, ki se pé mi lè mu tea ò, kò sí bí mi ṣe lè mu tea ní titi e, mo máa mu tea. But, o máa n tètè su mi ná ni. Tea máa n tètè su mi. Mo sì prefer pé kí n mu milk. Ti milk náà má tètè su mi ju pé kí n mu milk lọ. But, to bá ṣi gbé coffee àti tea sí ẹ̀gbẹ́ ibi kan, mo sì máa mu coffee. Mo sì máa mu coffee ju bi mo se máa mu tea lọ. Ànd idì ni pé coffee òórùn yẹ̀n, ó ń rùn jáde o, kò rùn jáde o. Ti n bá ti lè taste ẹ bí eleyii, mo máa mọ bó ṣe máa ń rùn ni. So mi kì í máa, mi kì máa-. Oun ni mo fi máa fi máa mu ehn coffee. But tea, ẹh ẹh mo fẹ́ràn, mo fẹ́ràn tea. Bó tiẹ̀ pé kí n ṣe gbogbo ìgbà ni mo máa ń mu, ni mo máa ń mu tíì yẹn. Àní dì tí, tí mi kì í fẹ́ràn, tí mi kì í fẹ́ràn láti máa mu tíì ní gbogbo ìgbà ni wípé ehn ó máì tè so mi. Mo jẹ́ èèyàn kan tẹ́lẹ̀ pé mo kì í máa ń jẹun náà lọ títí. So tí màá ti lè mú bẹ́ẹ̀ àbí tí màá ti lè jẹ bẹ́ẹ̀, ó má tètè so mi. So mo kàn máa ń mu kékeré. Bọ̀ kékeré tí mo máa ń mu yẹn ó máa ki. Kí kọ̀mpía sí àwọn míì tójẹ pé tí'wọ́n bá fẹ po tíì won maa bu omí to po sínú ike, won a wáa da tíì sínú e won a wa máa mu, irú nǹkan be yen ó máa tètè su mi so irú èmi be ti n bá fẹ mu bayen omí kékeré mo má bu sínú Ike. The same tíì ti àwọn da sínú kọ́ọ̀pù eyokan to kun yen irú e ni di same amount of powder ti èmi náà máa da si ike kékeré yen so torí mi ò kú, màá tètè su mi. So mo kàn máa fẹ́ kó ki, kó dẹ̀ dùn, kí n lè mú bẹ́ẹ̀. Dípé kí n jẹ́ kí omi yẹn pọ̀ lọ torí tí mbá tómi yen bá ti lè po yen. Kín tó mú dé ààfu o tíẹ̀ tí màá su mi, ó ti máa su mi. So ìdí tí mo fi ehn mo fi fẹ́ràn tíì ju ehn kinni lọ. Mo, mo fẹ́ràn kòkó ẹ̀, pé kòkó máa ń dùn. Kòkó náà ló fi ń ṣe mí, mo bí á kòkó náà ló fi ṣe coffee. Bọ̀ òní bí wọ́n ṣe máa ń ṣe coffee tẹ́lẹ̀ pé òórùn rẹ̀ yẹn ò kí máa ń bá mi lára mu. Bọ̀ òórùn tíì, mo ṣì lè mu tíì dáadáa even pẹ̀lú milk, tó bá ní milk o, tó bá ní milk o, mo lè mu. Mo máa ń mu tíì. So mo fẹ́ràn tii ju kofi lọ.

Àkókò ọdún Kérésìmesì, ehm, Christmas, tà mo sì Christmas ni mo fẹ́ràn jù. Ìdí ni wípé, number one, wọ́n máa ń fún wa ní holiday níbi iṣẹ́. A nombá II, tójá kúta, ìgbà tó jẹ́ pé èèyàn máa tún rí àwọn ọ̀rẹ́ àti àwọn family member tó jẹ́ pé ó ti pẹ́ tó jẹ́ pé a ti, ehm, a ti rí wa last. So, òun ló jẹ́ kí n like, ehm, àkókò ọdún Christmas. Mo like àkókò ọdún Christmas gan, torí pé nígbà tí mo wà ni kekéré gan, ó jẹ́ ǹkan lára ọdún tó jẹ́ kí mo fẹ́ràn jù nígbà tí ẹ pé, bẹ́ẹ̀ wọ́n máa ra aṣọ ọdún fún wa. A máa ra bàtà ọdún, a máa ra ìgò, glass, a máa ra ago, a tún máa ṣe irun ọdún. Nígbà tó jẹ́ pé November àti November náà ti máa ra aṣọ ọdún sílẹ̀ fún wa tó jẹ́ pé a máa keep sílé, tó jẹ́ pé nígbà mìíràn tó máa ra aṣọ ọdún yẹn, àwa ló máa wo jí aṣọ yẹn, a máa jíwo dié dié dié a máa jí aṣọ yẹn, a máa jíwo dié dié dié, a máa jíwo dié dié dié so, àkókò ọdún Christmas, Kérésìmesì ni mo fẹ́ràn jù. Ó mu miran ti ìgbà kan nígbà tí mo wà ní primary, primary five. Eh, ó mu miran ti pé nígbà yen, ìgbà yen a fẹ́ ṣe ọdún Christmas náà nígbà ẹ́. So wá ní aṣọ kan tó jẹ́ pé wọ́n rà fún mi nígbà ẹ́ tó jẹ́ aṣọ ọdún. Gown ni aṣọ yẹn tí wọ́n rà fún mi nígbà ẹ́ tó jẹ́ aṣọ ọdún. So gown ni aṣọ yẹn. So tí mo bá ti lè lọ gbá, tí mo bá ti lè lọ sí school nígbà ẹ́, tí mo bá dé school, màá máa ṣe fún àwọn ọ̀rẹ́ mi ní class pé, "À, kí wọ́n ti ra aṣọ ọdún fún mi o." ìgbà yen, aṣọ ọdún tó dè rà fún mi pé mo like ẹ́. Ọ̀dọ̀ aṣọ yẹn tóbi jù mi lo torí. A ní kulsure kan ní ilẹ̀ Yorùbá bí i ṣe pé a máa ń fẹ́ràn láti ra aṣọ tó bá tóbi jù, tó bá tóbi jù ọmọ yẹn lọ fún ọmọ ní, ní ayé ìgbà yẹn. Kí a máa rò pé a máa dàgbà nínú ẹ̀. Tò tọ́ de ni pmo dàgbà nínú aṣọ yẹn, tó jẹ́ mo sì wọ aṣọ yẹn nígbà tí mo fi wọ second S-- JSS3, JSS1. That's like, ehm, four àbí five years interval. Mo fi lo aṣọ yẹn. So, tí mo bá ti lè wá délé láti school nígbà yẹn, màá ti lọ mú aṣọ yẹn, màá ti wọ̀. Màá rò pé, "Eh, aṣọ yìí, mo máa like ẹ́, mo máa like ẹ́." So, tí, tí tó jẹ́ pé tí wọ́n bá ti lè mi pé mo ti wọ aṣọ yẹn, wọ́n á ti lè mi kúrò níbẹ̀ pé kí n kúrò níbẹ̀ pé ṣé mo fẹ́ dòtì aṣọ yẹn ni àbí mo fẹ́ yà á. Pe ṣe mi mọ̀ pé aṣọ ọdún mi ni. So, wọ́n tún máa ra toy náà fún wa náà nígbà ẹ́. Àwọn oríṣiríṣi toy là á ní sílé. Tẹ́ kí toy yẹn, tí a bá tútù lò ó tán bayi, a tún keep ẹ sínú ilé di ọdún mi, baa ṣe máa ṣe ènìyàn. So ọdún Christmas, ọdún Kérésìmesì ni, ehm, ọdún tí mo, tí mo fẹ́ràn jù torí ó jẹ́ ọdún tó jẹ́ pé a máa rí àwọn family member wa. A máa lọ kí ìyàn, a máa jáde, a máa dáná, a máa se chicken. Kò se pé èèyàn kì í jẹ chicken àbí èèyàn kì í dáná ní lọ́ma ọjọ́, but ó máa ń ní bí i ti Christmas yẹn bí i ṣe máa ń taste lẹ́nu. Ó máa ń yàtọ̀ sí bí i ṣe máa ń taste randomly. So, òun ló jẹ́ kí n f- òun ló jẹ́ kí n like ti ọdún, ehm, Christmas yìí torí ó máa ń ní bí i ṣe máa, máa ń ní bí i ṣe máa ń taste ni, ní ẹnu. Òun ló jẹ́ kí, òun ló jẹ́ kí n like ẹ. So, ìdí tí mo fi ara ǹkan tó jẹ́ kí n fi fẹ́ràn ọdún Kérésìmesì náà ni pé níbi iṣẹ́ a máa ń fún wa ní Christmas bonus. Wọ́n máa pín rice níbi iṣẹ́. Wọ́n lè pín bag of rice fún oníkálukú àti òróró fún oníkálukú. So wọ́n sì máa ń, wọ́n sì máa ń pín èèyàn ní, nígbà Christmas. Wọ́n sì máa ń fún èèyàn ní Christmas bonus. Tẹ́ jè ó máa sanwó oṣù e, wọ́n sì máa fi elè síi. So dah a lè fi bonus, a lè fi ra iṣẹ́ ọdún àbí ka fi ra ìkan ọdún sílé. So, ìdí náà fi jẹ́ pé nígbà Christmas owo máa ń yà pià so a tún dáná, a ti jẹ́, ó jẹ́ ìgbà tẹ́ pé wà á tún dáná, wà á tún-- wọ́n sì máa decorate àwọn síìtì yẹn ju wọ́n ṣe máa ń decorate ẹná mọ́ náà mọ́ lọ. So a tún rí bí àwọn mi tẹ́ pé wọ́n máa ń lọlé lọ ṣe ọdún nílé bààyẹn, wọ́n tún máa rí àwọn òbí wọn tó jẹ́ pé bo ya ó ti pẹ́ tán ti rí wọn gbeyin. So wọ́n tun máa rí wọn. So gbogbo àwọn kí nìyẹn, òun ló sum up sí, eh, kí ni wọ́n pè? So ọdún Kérésìmesì jẹ́ ọdún tí mo fẹ́ràn jù, tí mo sì, tí mo sì like, tí mo lè wish láti máa ṣe ní gbogbo ọjọ́ ọdún. Doh mo fẹ́ràn ọdún Easter náà, but mo sì fẹ́ràn. Torí pé ọ-- ìkan tó ṣe ní pé ọdún Kérésì jẹ́ ọdún celebration, while ọdún Easter ó jẹ́ ọdún kò ṣe-- celebration náà ni pé Jésù ń kú, but it is more of like kí èèyàn yera ìwò. But ọdún Kérésì jẹ́ ọdún tó jẹ́ pé a jọ máa yàn pé, "Ah, wọ́n bí Jésù, Jésù, wọ́n bí Jésù." So, òun ló jẹ́ kí n fẹ́ràn ọdún Kérésìmesì ju ọdún gbogbo ọdún lọ.

Mo máa ń lo-- mo fẹ́ràn láti máa lo, eh, ago ọwọ́. Kò sí ibi tí máa ń lọ gan, tó jẹ pé tí bá ń jáde tí mò ní fẹ́ lo, eh, ago ọwọ́. Mo máa ń like láti lo, eh, ago ọwọ́ ìdí ni pé ó máa ń jẹ́ kí èèyàn looks smart and corporate. Tó jẹ kí mo tún ní oríṣiríṣi ago ọwọ́ gan tí mo máa ń wọ̀. Mo ní ti leather, eléyìí tó jẹ́ pé mo lè wọ̀ sórí corporate, corporate wear. Mo ní eléyìí tó jẹ́ kí mo lè wọ̀ sórí ti sports. Mo ní eléyìí tó jẹ́ pé mo lè wọ̀ sí gbogbo aṣọ ṣáá ni mo sáà ní jọ silé and tó dẹ̀ wà high fashion rírun. So and nǹkan tó fi kọ́ mi, tí mo fi kọ́ kọ́ bẹ́ẹ̀ sì ni wọ ago ní ìgbà tí mo-- mo rántí ìgbà tí mo wà ní secondary school. Nígbà yẹn, mo fẹ́ràn ago. Ìgbà yẹn, ago kan tán máa ń rà fún wá nìgbà yẹn ó máa ń tóbi. Tó jẹ́ pé èmi gan, fúnra ara mí gan, mo tún máa ń ra ago gan fúnra fára mi. Even apart from eléyìí tán máa ń rà fún mi ní ilé, tí jẹ́ pé èmi fúnra fára mi, máa rà fún ara mi. Kì í ṣe pé mo like ago. Ìgbà ẹgun, mo máa ń fi ń wo time ni. To jẹ́ pé àwọn èèyàn máa sọ pé, "Okay, there is a way you lo pé then tó máa fi dress ṣe kí wọ́n lè kọ́lé, look responsible." Ó lo ago, ó lo ago, o dress responsible. So compared sí Isin yìí tó jẹ́ pé mo ti wá dàgbà, tó mi kì í máa ń fi ago ọwọ́ mi wo time náà nísìnyí. Torí tí èèyàn bá fẹ́ wo time sì tí tẹ́lẹ̀ pé ìyẹn lè wo, ìyẹn lè wo lórí fóònù. So but just for some-- pé kí ẹ̀yàn lè fi dress smart, kí èèyàn lè fi look smart, òun ni èèyàn fi ń wọ ago nísìnyí. Kí èèyàn lè fi look corporate, òun ni èèyàn fi ń wọ ago nísìnyí. Tó jẹ́ pé nígbà yẹn gan-an tí bá ń wo àwọn pictures tí mo ti yà sẹ́yìn nígbà tí mo wà secondary school, tí ń bá ń wo àwọn ago tó wà lọ́wọ́ mi, àwọn oríṣiríṣi mo ti wà lọ́wọ́ mi tó ní ìgbà yẹn máa ń pè é. Kò ń bá yẹn náà ni mo ṣe fẹ́ràn ago sí tó tó fi jẹ́ pé dúró mo ṣe wà ń dàgbà sí, mo ṣe wà ń dàgbà sí, mo máa understand pé àwọn certain ago kan wà tó jẹ pé ò lè wọ̀ sórí aṣọ yìí. Torí nígbà yẹn, ẹni aṣọ tí máa ń wọ̀, mo wọ̀ kíni o. Aṣọ-- ago kan tí máa lè gbé sí náà ni, mo gbé sí náà ni. Mo lè rántí pé mo jẹ́ ọmọ kékeré náà nígbà yẹn. Mo understand pé torí pé mo sì jẹ́ ọmọ kékeré náà ní ìgbà yẹn náà ni ó fa. So but ìsinmi tí ẹ́ pé mo ti wá dàgbà sí, mo máa ń wo, mo máa ń wo ago-- aṣọ tí màá ń wọ̀, mo máa compare sí ago. Then irú ago tí mò ń wọ̀ láyé ìgbà yẹn mi ò lè wọ̀ mọ́ nísìnyí yìí Torí mo ti dàgbà, mo understand pé àwọn ago yẹn náà tí wá wà, bíṣí máa tó gé, "Ah! Ah! Ṣé mi náà ló wọ, ló dress bí eleyi?, ló ago-- ó looks smart" nígbà yẹn, but àwọn irú ago tí mo wọ̀ sí, tí mo wọ̀ nígbà yẹn, ó fẹ́ máa-- ó lè fẹ́ máa off, eh, dress mi tí mo wọ̀ nígbà yẹn. So mo kọ́ fí pé èèyàn kan ní, ní láti ṣe improvement sí irú ago tí, tí èèyàn ń wọ̀ ni. So which eléyìí tí mo dẹ̀ ti ṣe, tí mo ṣe improvement sí. So ìgbà tí ó wá yá náà tó máa fi di, eh, later ní ìsìn bá yí jẹ́ pé tí màá fẹ́ jáde, màá wọ ago, màá wọ aṣọ tí mò ń wọ̀. Irú-- mo sọ̀rọ̀ ago náà tí mo ní báyìí, black náà ni. And ìdí tó fi jẹ́ pé gbogbo wọn fi jẹ́ black ni pé kò sí color ago tí black ò lè lu, tí black ò lè bá lọ. Kò sí color ago tí black ò lè bá lọ. Ó bá gbogbo aṣọ lọ. So ó wá jẹ́ tiny leather tí mo sábà máa ń wọ̀. So tí màá wọ corporate wear, ó máa easy fún mi láti wọ, ẹ, aṣọ yẹn, ago yẹn sí. Then mo tún ní àdá ago tó jẹ́ smartwatch. Ilé smartwatch ni, ayẹyẹ ago tó ẹ́ pé ẹ̀yàn lè connect mọ́ phone ẹ. Tó jẹ́ pé ó tún máa máa, eh, check heartbeat ẹ gan. So eléyìí aṣọ, eléyìí leather náà ni. So ó bá oríṣiríṣi different color of leather wá, ni ago eléyìí bá wá. So lenii yìí tó jẹ́ pé aṣọ tí mo fẹ́ wọ̀, but normally màá mú kọ, màá like láti lu black ẹ. Torí pé kò sí aṣọ tí black ò kí ń bá lọ. Mo máa like láti lu leather black ẹ. But nígbà mí tí ń bá kàn fẹ́ go extra bá mi fẹ́ look more, eh, flashy, color aṣọ tí mo-- ó bá color bí ètí ló bá wá bẹ̀rẹ̀ ẹ́. Color aṣọ tí n bá fẹ́ wọ̀, màá, màá change leather ẹ síi. Torí ó máa ń níí bá ṣe máa ń change leather ẹ níbí ọwọ́ ẹ So color aṣọ tí n bá fẹ́ wọ̀, màá change leather ẹ wọ́. Tí mi ò bá ní exact color bẹ́ẹ̀, mo máa wá, eh, color tó kind of similar síí àbí tó bá lọ tàbí bí a tó bá bàtà tí mo fẹ́ wọ̀ lọ àbí ìkan lára àwọn dress, bí báàgì mi de ni, nǹkan lára àwọn dressing tí mo fẹ́ dress tó máa bá lọ, màá dẹ̀ change ẹ̀ sí. Mo dẹ̀ notice pé ó máa look smart. So ago yẹn gan mo sábà máa ń lò jù ká compared sí bí mo ṣe máa ń lo, eh, àwọn ago míì Torí ó ní kíni ẹ́, ó ní máa ń check heart rate and just one time níbi screen náà ni ẹ̀yàn lè tẹ ẹ bi phone. Mo lè fi pick call. Lára o, eh, mi ago ṣe wà advanced leleyii Tó jẹ́ pé ìgbà míì tí phone o bá sí lọ́wọ́ mi gan, tí phone bá rìn, mo lè pick call pẹ̀lú ago yẹn. So ni ago smartwatch la máa ń pè é Smart, eh, i, iPhone tí, i, i, iPhone 7 ni eléyìí ti smartwatch i7 náà bá ṣiṣẹ́. Òun náà ni mo dẹ̀ ti ń lò láti-- ó ti ṣe díẹ̀ tí mo ti rà báyìí, mo dẹ̀ ti ń lò ó Mo dẹ̀ enjoy ẹ bí mo ṣe ń, bí mo ṣe ń lò.

Èké àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ láti kọ́, alákọ̀kọ́ òun ni ìmọ̀ láti rán aṣọ, tó máa ń pè ní, táwọn èèyàn máa ń pè ní tailor, àwọn tailor fashion designing. Mo-- Ó ti pẹ́ tí mo ti fẹ́ tí, mo ti fẹ́ kọ́ ìmọ̀ yìí, ó ti pẹ́ tó, tó ti wù mí lọ́kàn láti kọ́. Ṣùgbọ́n, eh, àwọn nǹkan tó, tó di, tó jẹ́ kí n wáyé kọ́ nígbà yẹn ni pé nígbà yẹn, ó ní láti ra machine tó dẹ̀ wọ́n gan nígbà yẹn, àti owó tí màá tún san fún àwọn tí mo fẹ́ kọ́ iṣẹ́ lọ́dọ̀ wọn. So gbogbo ẹ̀ ló sọme up tó jẹ́ kí n léta padà kọ́ iṣẹ́ kìíní nígbà yẹn, torí nígbà mi ò máa jókòó béle. Torí mo jẹ́ ǹkan tó like fashion gan, tí màá jókòó béle, tí màá bẹ̀rẹ̀ sí ní sketch up style, style oríṣiríṣi style. But problem tí mo ní ni pé, mi mọ̀ ọ́n ṣe ń gẹ́ aṣọ. Láti get style kọ́ ni problem, but láti gẹ́ aṣọ, bí wọ́n ṣe ń gẹ́ aṣọ yẹn ni problem. Ohun ni mo dẹ̀, wọn dẹ̀ ní kóyàn lọ́fẹ̀ẹ́. Wọ́n máa fẹ́ gbowó, tẹ̀ni iye pa-- percentage owó tó máa fẹ́ gbà gan kí n tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ẹ. So òun ló jẹ́, ó wà lára nǹkan tó jẹ́ kí n kọ́, eh, kìíní yẹn nígbà yẹn, tó jẹ́ kí n kọ́, eh, tailor yẹn nígbà yẹn. So ìgbà tó wá, màá fi, torí nígbà yẹn, à, ìgbà tí màá fi yá, mo lọ sọ́dọ̀ ẹni tí ó fẹ́ kọ́ wa, tó fẹ́ kọ́ mi tailor yẹn nígbà yẹn, tó ṣàlàyé oríṣiríṣi. Torí èmi náà wish láti sọ pé, torí èèyàn náà lè kọ́ àwọn styles kọ̀ọ̀kan náà ní orí YouTube. But mo kọ́ n need basic knowledge pé èèyàn ló máa kọ́ mi. Even though tí màá sọ pé mo fẹ́ kọ́ lórí àwọn YouTube yẹn, ìyẹn mo máa need machine. Torí tí màá wo YouTube náà, mo ní láti máa fún ní bi kan láti máa fi practice ẹ̀. Torí tí ẹ̀ máa ń kọ́ nǹkan tí ò bá practice ẹ̀, o ò lè mọ̀. Òótọ́ ẹ máa pẹ́ kó tó grab ẹ ni. So bí èèyàn ṣe ń kọ́, kí ẹ̀yàn máa practice ẹ̀, òun gbogbo náà pé ní ìmọ̀. So nǹkan tó dí mi lọ́wọ́ nígbà yẹn ni pé mo ti ní, eh, machine láti máa fi practice ẹ̀ àti kíni. But mo, ó wà lára nǹkan, ó wà lára àwọn nǹkan tó wà ní plan mi jẹ́ pé mo máa kọ́ very soon. So another thing tí mo wish láti kọ́, ìmọ̀ tí mo wish láti kọ́ ni makeup artist. Ìyẹn tiẹ́ mo tẹ̀fẹ́ ràn, àti kékeré ni mo ti fẹ́ láti kọ́ makeup artist. Ṣùgbọ́n wọn ò gbà pé kí n kọ́ ọ́n nígbà yẹn. Kí wọ́n sọ pé tí màá dé school wá màá lọ sí party kiri. Tán fi ìgbà kí màá kọ́, kí n kọ́, eh, makeup artist nígbà yẹn. So another thing tí mo wish láti kọ́ nígbà yẹn, eh, but makeup artist yẹn náà mo dẹ̀ lè wá kọ́. Mo ti notice láìpẹ́ pé mo lè kọ́ lórí, eh, lórí ti-- lórí, eh, YouTube. Tẹ́ pé èèyàn máa dá ló-- elé àti kọ́ eléyí ò tiẹ́wá difficult tí màá ti lè, tí màá réz ówo díẹ̀, tí màá lọ get àwọn equipment tí mo máa ní láti fi máa kọ́. Mo lè kọ́ lórí YouTube kí màá wo àwọn videos, mo dẹ̀ máa kọ́ bí wọ́n ṣe, bí wọ́n ṣe ń ṣe. So then another thing tí mo wish láti kọ́, òun ni, ehm, another thing ẹlẹ́kẹta tí mo fẹ́ láti kọ́ òun ni digital analysis. Eléyìí, ó ní opportunity tó pọ̀ gan. Ó ní opportunity tó pọ̀ gan láti máa ṣe online. But kò kì í ṣe nǹkan tí ẹ́ pé èèyàn lè lèdé kọ́ bẹ́ẹ̀. Tí èèyàn bá fẹ́ kọ́ elé, èèyàn máa dedicate like a whole six months fún un láti fi kọ́ ni. Láìṣe ẹni other thing o. A whole six months fún un. Bẹ́ẹ̀ ni pé èèyàn lọ sí school lọ kọ́ ni because it's a course ni on its own. Ni ìmọ̀ ilé. Ṣùgbọ́n tó bá ti lè kọ́ tán, tó ti lè mọ̀, ah, iṣẹ́ tí wa máa gba lórí ẹ̀, inú ẹ̀ gan máa dùn gan ni. Ni iṣẹ́ tí a máa gba lórí, eh, lórí course yìí torí wóń sanwó dáadáa. Iṣẹ́ ẹ̀ lè fẹ́ jọmọ́ àwọn iṣẹ́ statistic. Irú ẹni tó bá ṣe, tó bá ṣe, tó jọmọ́ calculation ni nígbà tó wà ní school, tó bá lọ study irú course yẹn bèyén he, máa really help ẹ torí iṣẹ́ yẹn fẹ́ jọmọ́ àwọn iṣẹ́ statistic, àwọn iṣẹ́ kíní bẹ́ẹ̀ yẹn. So máa really help ẹ ní irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Mo wish, mo fẹ́ràn láti kọ́ yẹ̀n torí ìyẹn orí system náà mo ti máa kọ́. But mo fẹ́ kó jẹ́ pé ìgbà tó jẹ́ pé mo ti ní owó, mo ti save owó dání dáadáa. Sọ pé mò ń mọ̀ pé feeding me for six months kò ní nira fún mi. Torí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní láti forego every other iṣẹ́ tó bá fẹ́ kọ́, tó bá fẹ́ tètè mọ̀. Ẹ̀hún ni. So àwọn iṣẹ́ mẹ́ta, àwọn ìmọ̀ tuntun mẹ́ta tí mo fẹ́ láti kọ́ nìyẹn. Tí mo dẹ̀ hymn láti kọ́, tí mo dẹ̀ ní ìgbàgbo pé mo máa kọ́, mo dẹ̀ máa mọ̀ very soon.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mo máa ń lo ọwọ́ ọ̀tún àti kékeré náà ni mo ti máa ń lo ọwọ́ ọ̀tún. Nítorí pé e mo kìnì kan wà nínú àṣà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé tó bá fẹ́ fún àgbàlagbà ní nǹkan because wọ́n respect ọwọ́ ọ̀tún ju, ju ọwọ́ òsì lọ. Torí tó bá fẹ́ fún àgbàlagbà ní nǹkan báyìí, tó bá fẹ́ ọwọ́ òsì fi fún wọn, wọ́n lè gbá ọwọ́ ẹ dànù. So gbogbo àwọn kìnnìún yẹn kò ṣe pé wọ́n lè gbá ọwọ́ ẹ dànù, wọ́n máa gbá ọwọ́ ẹ dànù. Wọ́n máa gbá ọwọ́ yẹn sígbó ni. So òun ló jẹ́ ki, naturally tí ẹ̀gbọ́n bá ti ń dàgbà, wọ́n máa fẹ́ láti train ọmọ láti máa lo ọwọ́ ọ̀tún. Even ti ọmọ yẹn gan bá ń lo ọwọ́ òsì, ọmọ yẹn gan máa jẹ́ pé ó máa insist pé ọwọ́ òsì lóun fẹ́ lò gan. Ibi ti won ti máa gbà kí ó lo ọwọ́ òsì torí ọwọ́ ọ̀tún yẹn gan gan gan gan ni won máa ń fẹ́ kí ọmọ lo. So, because, though mo ní àwọn ọ̀rẹ́ náà tó ń lo ọwọ́ òsì dáadáa, mo ní àwọn ọ̀rẹ́ tó ń lo ọwọ́ òsì. Kò dẹ́ nṣe pé àwọn òbí e náà-- àwọn òbí ẹ náà, àwọn ọmọ Yorùbá náà ni àwọn òbí ẹ̀. Ṣùgbọ́n nǹkan tí kan ṣẹlẹ̀ ni pé pẹ̀lú bó ṣe ń lo ọwọ́ òsì yẹn, bó ṣe je pẹ́ ọwọ́ òsì gan lọ ní main owọ́ tó ń lò. Tó bá fẹ́ relate mọ every other person, ọwọ́ ọ̀tún ló máa fi relate. And torí pé àṣà wa dẹ̀ ni. Torí o lè fẹ́ fún àwọn òbí ẹni kan báyìí kí ó máa fọwọ́ òsì fún ọ oní kan. Wọ́n ò tíì fẹ́ mọ̀ bóyá ọwọ́ ọ̀tún ló ń lò ni àbí ọwọ́ òsì ló ń lò. O gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún láti fi fún ọ oní kan torí ó wà lára, àṣà wa ní ilẹ̀ Yorùbá pé ká máa lo ọwọ́ ọ̀tún fún ènìyàn tó bá jù wa lọ àbí ènìyàn tí a bá fẹ́ respect. Ẹni tó bá jẹ́ bí àbúrò rẹ àbí kínni rẹ nio le máa lo ọwọ́ òsì máa fi fún ni nkan. So, and àwọn mí náà tó dẹ̀ ń lo ọwọ́ ọ̀tún, èèyàn ò lè mọ̀ gan pé ọwọ́ ọ̀tún gan ni won ńlò. Àwọn mi tó ń lo ọwọ́ òsì rather, èèyàn ò lè mọ̀ pé ọwọ́ òsì lọ́ ń lò gan torí-- gẹ́gẹ́ bi mo se so lẹ́ẹ̀kan yẹn pé àṣà wa ní ilẹ̀ Yorùbá ó fi ààyè gba kí èèyàn máa-- tó bá fi ọwọ́ òsì ló fi ń kọ iṣẹ́, ò sì nílò láti máa relate pẹ̀lú àwọn ènìyàn pẹ̀lú ọwọ́ ọ̀tún ní ilẹ̀ Yorùbá ni omi wá lè sọ ní every other kíni torí, torí kó tó di pé mo mọ̀ pé ọ̀rẹ́ mi yìí gan, pé ọwọ́ òsì ló ń lò, ó pẹ́. Àfàájọ́ kan tí mo kọ rí pé ó ń kọ iṣẹ́, mo ba rí pé ọwọ́ òsì ló fi ń kọ iṣẹ́, because normal normal ti ba fẹ́ ṣe every other thing, ọwọ́ ọ̀tún ló máa fi ṣe. Bóyá èmi dẹ ni mio de ṣàkíyèsí, but tó bá fẹ́ fún èèyàn ní nǹkan, ọwọ́ ọ̀tún ló máa fi fún èèyàn ní nǹkan. Àbí nítorí pé ó jẹ́ àṣà wa dẹ̀ ni. Torí wọ́n ò ní gbà lọ́wọ́ ẹ tó bá fún èèyàn lọ́wọ́ òsì. And for the fact pé àwọn ọmọ Yorùbá ni àwọn òbí ẹ, wọ́n ò ní gbà lọ́wọ́ ẹ. So tó bá je pé ọwọ́ òsì ni, so èmi feel pé torí ẹ lò jẹ́ kí ó train àra ẹ̀ láti máa lo ọwọ́ méjèèjì. Mo de notice pe àwọn tó ń lo ọwọ́ òsì yẹn náà. Àwọn tó ń lo ọwọ́ òsì, wọ́n sì tẹ́lẹ̀ láti lè fi ọwọ́ ọ̀tún kọ iṣẹ́ again. Lo ọwọ́ ọ̀tún ju àwa to je pé ọwọ́ ọ̀tún la ń lò. To je pé táa ba sọ pé a fẹ́ lo ọwọ́ òsì, ó máa koko cause confusion ní brain wa, torí pé a ma wo pe, kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣẹlẹ̀. So ọwọ́ ọ̀tún ni mò ń lò. Ọjọ́ kan wà tó jẹ́ pé mo nígbà tí mo wà ní secondary school tí mo fẹ́ kọ́, o ní nkan tí mo fẹ́ kọ́, wọ́n wa so pé okay kí n máa kọ iṣẹ́ pẹ̀lú ọwọ́ òsì náà kí èmi náà mọ bi o ṣe rí, ọmọ. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọ iṣẹ́, nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọ iṣẹ́, mo rí pé writing mi number one, kò dá. Mo ń kọ, ó kàn ṣé yánma-yánma, yánma-yánma, yánma-yánma, yánma-yánma. Gbogbo writing mi gan, gbogbo e, ó scatter ni, gbogbo e scatter yánma-yánma. Bi mo ṣe kọ, a lè wà lóòkè kí n B wà ní ìsàlẹ̀ torí mo dẹ̀ try best mi láti jẹ́ kó dúró, but kò dúró. Like mo try ẹ̀ pé, oya, kọ iṣẹ́ yìí pẹ̀lú ọwọ́ òsì, kọ iṣẹ́ yìí pẹ̀lú ọwọ́ òsì, but kò kọ. Mo wa wo pé òkay, nkan to je pé tí mo mi mí lára ni, ká ní pé ìgbà tí mo sì wà ní kékeré, kékeré gidi gidi gan, mo ti ń try láti kọ iṣẹ́ pẹ̀lú ọwọ́ òsì bẹ́yen mo ti ma-- ó lè máa jẹ-- mo lè máa wà expert nínú ẹ̀, but at least. Mo ti máa better ju pé kí n má lè kọ nǹkan pẹ̀lú ọwọ́ òsì lọ. Torí tí mo ba kọ iṣẹ́ pẹ̀lú ọwọ́ òsì báyìí, á máa slow me down ni, á máa slow me down. A máa slow down ni. Compared sí tí mo máa kọ iṣẹ́ pẹ̀lú ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún ni tie, ìyẹn á máa lọ faster. Ìgbà tí ó wá yá gan, ó dìgbà kan gan toje pe, tí nbá fẹ́ fọ abọ́, màá fẹ́ láti lo ọwọ́, ọwọ́ òsì láti fi fọ abọ́. Mo de wá rí pé okay, tí n bá lo ọwọ́ òsì láti fi fọ abọ́ náà, ó fine náà. Ìyẹn ò tiẹ́ wá ní, kò ní iṣẹ́ tí nbá fẹ́ fọ aṣọ gan, tí nbá lo ọwọ́ òsì láti fi fọ aṣọ náà. Mo lè lò ó, but ìwé kíkọ yẹn pẹ̀lú ọwọ́ òsì ló máa n cause problem láti kọ iṣẹ́ pẹ̀lú ọwọ́ òsì yẹn. Óun ni wàhálà ti máa wá mi dẹ̀ mọ̀ dí. Ìgbà tí mo try láti fọ abọ́ pẹ̀lú ọwọ́ òsì, mo rí fọ dáadáa. Ìgbà tí mo fẹ́ láti fọ aṣọ pẹ̀lú ọwọ́ òsì, mo rí fọ dáadáa. Tí màá fẹ́ fún èèyàn ní nǹkan náà pẹ̀lú ọwọ́ òsì, mo lè fún èèyàn. Tí màá fẹ́ mú nǹkan pẹ̀lú ọwọ́ òsì, o sí easy. Torí o le koko look strange, but èèyàn sì máa ṣe. But pé kí èèyàn kọ ìwé yẹn o ma wa dàbí ení pé nǹkan ńlá kan baba-ńbarì àbí nǹkan ńlá ńlá kan ló fẹ́ ṣe tó strange totally sí ẹ ló fẹ́ ṣe nípa ìwé. So èmi fì pé, emo pé ìwé ò kí ń ṣe nǹkan to je pé èèyàn lè dédé mọ̀ ọ́ bẹ́ẹ̀ yẹn. So nǹkan tó fá nìyẹn tó jẹ́ pé kò easy fún mi láti kọ ìwé pẹ̀lú ọwọ́ òsì. But mo sì fẹ́ máa, mo sì ń kọ láti, láti wà expert nínú.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó, tó lérò fún ìlera. Nítorí kí ni ìdí tí èèyàn náà máa fi jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀? Tí oúnjẹ tí èèyàn bá ń jẹ tó bá jẹ́ pé kò lérò fún ìlera. Irú ẹ mi báyìí, mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo ò kí dédé máa ń jẹun bẹ́-- anyhow. Mi ò kí dédé ń jẹun anyhow. Gbogbo oúnjẹ tí mo máa ń jẹ ó máa ń wà intended. Torí mo mọ ì pé oúnjẹ òun máa, ló máa determine appearance ẹ. Tó bá, ẹni tó bá fẹ́, ẹni tó bá fẹ́, tó fẹ́ wà okay, tó fẹ́ look young, tó bá lọ jẹ ẹjẹ kú jẹ, tó ń jẹ junks kiri, tó ń jẹ junks kiri, ó máa máa affect ẹ. So, ìdí tí ó máa ń mú kí mo fi máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera ni mi ò kí dédé ń jẹun anyhow. Irú mo ṣe wà báyìí, mo ní timetable. Oúnjẹ tí mo máa jẹ ní àárọ̀, oúnjẹ tí mo máa jẹ ní ọ̀sán, oúnjẹ tí mo máa jẹ ní alẹ́. Lọ́jọ́ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. And ìdí ni wípé láàárọ̀ mo máa ń like láti mú àwọn all this, ehm, natural herb drinks. Gbé kí ń ó ṣe ọsàn, kí ń ó fún yin si, kí ń ó ṣe àwọn drinks wípé tó bá kọ́, mo máa kọ́ flush àwọn ìdọ̀tí inú ẹ̀dà nù náà jáde. Then ọ̀sán, nígbà, mo lè ti máa ti bá mú tán bóyá bí one hour twenty, one hour two hours later, mo ní wàá jẹ fruit lélórí mọ̀. Kí ń jẹ́ fruit bí watermelon tàbí banana tàbí àwọn fruit ẹ́ pé ó sì máa hold mi down. Kí lè kó tó di ọ̀sán kí n tó jẹun. Kí ó máa fi dì ọ̀sán tí màá fi jẹ sọ́lidí òúnjẹ. Torí oúnjẹ náà tí mo máa jẹ lọ́sàn-án yẹn náà mo ti máa sè. Àti àárọ̀ náà mo ti máa sè. Ó kún ṣé pé mo ṣì máa ma sè ní ọ̀sán náà. Àti àárọ̀ mi mo ti máa sè oúnjẹ yẹn. So, tó bá ti jẹun wọ̀nsàn bílí, màá dé gbé oúnjẹ yẹn jáde. Màá dé sè, eh, màá dé gbé jáde, màá dé jẹ. So ó dẹ̀ tún máa wà fún, eh, ìlera. So tó bá tẹ̀ti dáalẹ́ náà beleyi, mo tún máa jẹ oúnjẹ. Òúnjẹ tí mo máa ń jẹ, mo máa ń rí ṣọ pé ó wà balanced. Bí mo tí màá fẹ́ jẹ rice báyìí, màá rí ṣọ pé ọbẹ̀ tí mo máa fi se rice yẹn tí mo máa se sórí rice yẹn, ó gbọdọ̀ ní protein lórí. Ṣé láì kó ní vegetable kó ní ẹja tàbí kó ní ẹyin. Either of it ó gbọdọ̀ ní, ó gbọdọ̀ ní ìdáná. And ìdí ni pé, ìdí ni pé torí pé, eh, kò sí, ehm And ìdí ni tó ẹ́ pé mo fẹ́ fi jẹ kó ni pé èèyàn gbọdọ̀ jẹ balanced diet. Torí mo, mo, mo like jí oúnjẹ kó lè ra. Kò ṣe pé kí èèyàn dédé máa jẹ junk. Áàdí ló máa firí ní báyìí kí mo ṣe kún fẹ́ lọ ra indomie kí n fẹ́ máa se indomie kí mo máa jẹ indomie bọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń jẹ́ bọ̀, báyìí ìgbà tí mo ti mọ̀ pé kó fi bẹ́ẹ̀ ní, eh, mi iṣẹ́ tó ń ṣe lára, kò sí advantage kan kan tó ṣe lára mi. So kò le jẹ́ kí n jẹ. Mo-- recently là mo ti notice pé kí, ó da kí èèyàn máa jẹ ẹran dáadáa àti kí èèyàn máa tún jẹ ẹran, jẹ ẹyin dáadáa. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn báyìí, mo máa sè, mo máa jẹ́. Mo máa sè, mo máa jẹ́. So ó tún máa jẹ́ kó tó ṣàrá mi lórí. Ó wà lára nǹkan tó jẹ́ pé kò kí máa ń ṣe mi lásìí ló máa ń rún jẹ just anyhow níta. Torí ẹni mó máa, mo máa wo bí, mo máa ń wà very careful nípa oúnjẹ tí mò ń jẹ. Mo máa wo environment ẹ́ pé wọ́n ti fi ṣe oúnjẹ yẹn. Sé environment yẹn ṣé wà okay? Then another thing tí mo tún máa wo ni pé kí ni àwọn nǹkan kan tí wọ́n lò lọ́ fi ṣe oúnjẹ yẹn. Sé ẹni tó ń lò, ẹni tó ń dáná, ṣe àwọn fresh tí ó kì í máa wẹ lọ́wọ́. Bí i tẹlẹ pé ó lọ́ lọ ra, tó bá fẹ́ tì ọbẹ̀ ata báyìí, ó lọ́ lọ ra àwọn tomatoes àṣà tẹ́lẹ̀ pé ẹ̀ ṣà ló dá. Tẹ́lẹ̀ pé ó ti, eh, kí ni nutrient ó ti, ó ti jù lọ tán. So wọ́n kàn máa ṣàn, wọ́n kàn máa ṣàn, gbogbo kí ni yẹn máa tẹ̀ lọ́ lọ níyí kí ni. So ìgbà tí iwú ìwọ̀ bá ti wá lọ rú oúnjẹ bẹ́ẹ̀ yẹn, ó dé ọ̀nà máa ń jẹ oúnjẹ tó ẹkún fún ẹ ní nutrient ní ìbọ̀. Tí ó tẹ́lẹ̀ pé àwọn wo torí ẹyẹ owó tó máa rà àti so that gain tí àwọn náà máa tún fi gain lórí ẹ̀. Wọ́n máa lọ sí, wọ́n máa lọ, máa ra létí tó jẹ́ pé ó ti, ó ti, ó ti bàjẹ́. So ìwọ tó bá jẹ́, o ò wà ní, body ò ní lè abs-absorb like more nutrient láti ara, láti ara irú oúnjẹ bẹ́ẹ̀ yẹn. So ó ló máa fi ń jẹ́ pé nígbà mìí mo máa like láti lọ rú oúnjẹ náà ní àwọn big, big restaurant. Èmi mọ̀ pé àwọn yẹn náà máa have-- wọ́n lè afford láti ra àwọn quality material. Torí wọ́n lè fẹ́ go for the cheaper one, but cheaper one táwọn máa go for kò ní dàbí ti àwọn ọ́nọ́ máa, àwọn buka toyẹ pé a létí wọ́n máa tẹ́tè lè rí ní ọjà náà kó máa get. You get what tí mo n sọ bẹ́ẹ̀ yẹn? So, ó ló máa fi ń jẹ́ kí màá lọ ra oúnjẹ ní àwọn big restaurant or kí n sè oúnjẹ fún-- ó là, ó máa ń là oúnjẹ kan wá tẹ́lẹ̀ pé tí màá rà níta, tí màá jẹ́, màá máa poach ni. Wọn máa yàn ẹgbẹ́. Màá máa poach, màá máa yàn ẹgbẹ́. So kò kí ń jẹ́ kí n rú oúnjẹ níta nígbà mìí. So mo fẹ́ràn láti jí oúnjẹ tó lérò fún ara dáadáa. Fẹ́ràn láti jí oúnjẹ tó lérò fún ara dáadáa.

Mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo ti e fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn, a máa ń pè ní church ní ibí yìí. Òun náà ni a mọ̀ sí ilé ìjọsìn. So mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn dáadáa. And ìdí tí mo fi fẹ́ràn láti máa lọ sí ilé ìjò-- ìjọsìn ni pé, èéh, ọ̀nà fún èèyàn ni láti, láti gba ìrànlọ́wọ́, láti rí ìrànlọ́wọ́ gbà ní ọwọ́ Ọlọ́run. And, ó tún jẹ́ ọ̀nà fún èèyàn láti sọ pé èèyàn fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, láti lọ, èèh, máa jọ́sìn, láti lọ worship Ọlọ́run ní church. Ilé ìjọsìn tí mò ń lọ, tí mo máa ń lọ ni Winners, èèh, Chapel. So eléyii ti a mọ̀ sí Living Faith Church. Óun ní ilé ìjọsìn tí mo ti máa ń jọ́sìn. So mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn dáadáa. Mo fẹ́ràn nítorí pé Ọlọ́run, Ọlọ́run ti ràn mí lọ́wọ́ gan gidi ní ayé mi. Ọlọ́run ràn mí lọ́wọ́ láti ìgbà tí mo ti wà kékeré, tí mo ti, tí ìyá, tí mo ti, tí ìyá mi ti kú nígbà ti won bí mi lọ́wọ́. Àti ìgbàyen ni mo ti n mo ti n rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Because, ti o bá n kin se torí Ọlọ́run, hm, nínú ayé mi, n mọ ibi tí mo máa wà, n mọ ibi tí mo máa wà déníi. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó wà lára nǹkan to je pe mo máa fi ń jọ́sìn sí Ọlọ́run. Nígbà tí mo wà ní school, ní, ẹ́ẹ̀-ì, high institution, mo, ẹ́ẹ̀-ì, Winners ni mo máa ń lọ nígbà tí mo wà ní high institution. So every Tuesday la máa ń ṣe family meeting, bí family meeting. Bi àwa ṣe máa ń ṣe family meeting, wọ́n máa pín oríṣì-- èéh, each each one of us sí different family. Like for example, àní Davis family, àní, ẹ́ẹ̀-ẹ̀, ẹ́ẹ̀, Solomons family, àní oríṣìíríṣìí family. Àwọn orúkọ Bible yẹn ni won fi, ni wọ́n fi ń pè each each family. Ǹkan tó jẹ́ kí n rántí ní pé torí Davis family ni mo wà. A ní Esthers family, gbogbo ẹ, làní family. So wọ́n máa group gbogbo àwọn ọmọ fellowship sí inú each each group. So a waa máa máa ṣe quiz. So wọ́n ti máa fún wa ní topic question, ẹ́ẹ̀h, Bible, bóyá story, ẹ́ẹ̀h, ìwé tó yẹ ki a máa ka. Tí group each each, everybody máa ka. So tí everybody bá ti ní inú meeting ẹ náà láti máa ṣe ó, tí everybody bá ti wá ka tán, àwa each each kíni a wa yọ representative tó máa wá represent, ẹ́ẹ̀h, group ẹ. So tó bá ti wá yọ representative, wọ́n á wá ṣe quiz. So wọ́n á máa beere question based on that, ẹ́ẹ̀h, ìwé ti won ni pé káa ka yẹn. So, ẹ́ẹ̀h, group ẹni tó bá ti wá get answer, tó bá ti gba the correct answer, òun ni group tó máa, tó máa win. So òun ni group tó máa, tó máa win. So ti won bá ti lè beere question, beere question, group tó bá-- and tẹ́ni tí group yẹn o bá ti lè gba answer, wọ́n máa fún wa ní gift. So in a month, group tó bá ti wá win ló máa gba highest, ẹ́ẹ̀h, ranking ní month yẹn. So ba ṣe máa ń ṣe ní every Tuesday, every Tuesday, ní every Tuesday yẹn. Then ní every Thursday, a máa ń ṣe normal fellowship gathering. Eléyìí a máa wá, a máa wá gbàdúrà, a máa wá kọrin, àtúń get láti mọ ara-- inú school ni o. A máa kọrin, a máa ṣe àa tún get láti mọ ara wa dáadáa. So ba ṣe máa ń ṣe níyen ní every Thursday. Then every Saturday la máa ń pè ní Satellite wá, Satellite Fellowship, Winners Satellite Fellowship. Eléyìí, kò tí ẹ̀ ń ṣe campus nìkan ló limit sí. Eléyìí fún gbogbo ọmọ ìjọ ni. Àti campus o, àti campus o, everybody máa wá, a máa wá kọrin, a máa jó, à túń wa gbọ́ orọ̀ Ọlọ́run. So níbẹ̀ láawa tún padà sílé. And Satellite Fellowship yẹn náà ó tún jẹ́ ọ̀nà fún wa láti mọ ara wa sí. Ehe, nítorí Satellite Fellowship, ilé èèyàn kan láti lọ máa ń ṣe. So each each, ẹ́ẹ̀h, o máa ni àwọn ilé tí wọ́n to je pe won ti máa ń ṣe Satellite kínì, and ìdí ni pé so that a le get láti mọ ara wa. Torí big church ni. So that ẹni tí o ba need assistant ní church, pastor lè máa mọ gbógbo èèyàn tán. Ṣùgbọ́n àwọn Satellite, ẹ́ẹ̀h, pastor ẹ, leader ẹ, wọ́n máa mọ ẹ. So awọ́n máa lè render assistant lá-láti lè lọ sọ fún church pe ikan lára àwọn church member wá o. Bóyá o need assistant wá, àbí nkan báyìí báyìí ló ń ṣe wi pe ka check up on it. So bí Satellite, ẹ́ẹ̀h, Fellowship yẹn bo ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. Then lọ́jọ́ Sunday, àárọ̀ ọjọ́ Sunday, gbogbo ọmọ, gbogbo wa máa wá sí church. A máa wá sí church láàárọ̀ ọjọ́ Sunday. A máa wá kọrin, a máa jó, a máa gbàdúrà, a máa gbọ́rọ̀ Ọlọ́run. So èèyàn á tún receive blessing. Bíbéélì ní sọ, bíbélì ṣe sọ ní pé "I have not called the seed of, Jacob to seek me in vain." Ètù mó ní pé èmi ò tí pé àwọn ọmọ Jacob ni láti wá, láti wá bọ-- láti wá seek.

Mo máa ń jẹ, ehin, gomu dáadáa. Mo máa ń jẹ gum. Mo fẹ́ràn láti máa jẹ gum. Nígbà tí, irá ìdí-- nítò tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn èèyàn tó wà lára ìṣàwà tó ẹ kú máa ń sọ pé kò da kí obìnrin kó máa jẹ gum. Ṣùgbọ́n nǹkan tó yẹ kí èmi máa fi jẹ gum ni pé nígbà tí mò ń wà kékeré, èmi kí ń máa ń fi eyín, eyín apá òsì mi àti etí apá òsì mi máa ń dùn mí. So èmi kí ń máa fi ń jẹun. So nígbà tí mo wá dàgbà, mo wá rí pé mo ti wá ní asymmetric face which means eyín apá ọ̀tún mi ti develop ju eyín apá òsì mi lọ. And ìdí tó jẹ́ pé ó fi develop jùlọ ni pé mo máa ń jẹun ní eyín apá ọ̀tún mi ju apá òsì mi lọ. So báyìí láti wá balance èmi ní láti máa jẹun pẹ̀lú eyín apá òsì mi nìkan. But èmi lòní mò ń jẹun lójúmọ́. And a ò le máa fi bí mo ṣe ń jẹun nígbà tí mò ń wà kékeré pẹ̀lú bí mo ṣe ń jẹun nígbà tí mo ti dàgbà. So èmelò ní mò ń jẹun lójúmọ́ débi tí ó ti máa sọ pé eyín yẹn máa, eyín mi máa, ó máa rhyme padà. So ibẹ́ẹ̀ ni mo ti wá kọ́ pé mo lè máa jẹ chewing gum. Pé tí n báa ti wá jẹ gum yẹn, eyín ọ̀tún mi ni màá ti wá máa jẹ. Mò ní jẹ ní eyín òsì mi like tí màá ti lè jẹ́ báyìí, eyín ọ̀tún mi ni màá ti máa jẹ, màá ti máa jẹ. Mi ò ní yẹ́, mò ní jẹ ní etí, eyín òsì mi. So ìgbà tó yá tí mo dẹ̀ tí ń jẹ, tí mo dẹ̀ tí ń jẹ, mo ti wá rí pé eyín ọ̀tún mi ó ti ń, ó ti ń come up, ó ti ń wà develop. Àyè eyín òsì mi rather ó ti ń wà develop, ó ti ń develop diẹ́diẹ́ díẹ̀ bí mo ṣe ń jẹ. So àwọn miì lè máa-- ó ko yẹ pé mo ṣe ń jẹ oyàtọ̀sí bí àwọn èèyàn ṣe máa ń jẹ. Torí pe wọ́n n pe tí obìnrin bá ń jẹ chewing gum pé kò da kí obìnrin máa jẹ chewing gum. Pé bí mo ṣe ń jẹ kò ní yẹ kí, kò ní yẹ kó dàbí pé bíi a mo jẹ́ ǹkan. Torí tí wọ́n rí ẹ tó ń jẹ ṣe wọ́n á, kó máa wẹ pé "à báwo ni a ṣe máa jẹ chewing gum bíi à nì obìnrin, a máa ta pa. A máa ta." Toyẹ̀ pé tó bá gbogbo inú igun á máa bí ẹ pé báwo ni èèyàn á ṣe máa jẹ, chewing gum bí eléyi. So bí mo ṣe ń jẹ, chewing gum mi yẹn. So báyìí oríṣiríṣi chewing gum ló wà tí mo máa ń jẹ. Tí mo bá ju ra chewing gum kan báyìí tí màá jẹ báyìí kò kí ń máa last, kò kí ń last. Ó pẹ́ ju tí mo máa fi jẹ tó màá fi dùn lẹ́nu mi ní twenty minutes. Torí chewing gum, àyè chewing gum tọ́ǹṣe láye isin tí wọ́n máa ń tà ní, tí wọ́n máa ń tà ní kiní kò kí ń last. Within twenty minutes ó ti, ó ti rò ó ti ṣe pọ̀tipọ̀sì lẹ́nu mi tí mo bá ti jù án. Except pé kó wá fẹ́ ra àwọn chewing gum kan wá toyẹ̀ pé wọ́n ní high quality ni. Wọ́n wọ́n gan. So tó bá fẹ́ ra irú gum bẹ́ẹ̀ yẹn, ó máa last lẹ́nu ẹ, ó tún máa dùn gan. Kò sí bó ṣe lè jẹẹ́ tótó máa ṣe pọ̀tipọ̀sì lẹ́nu ẹ. Ko n se pé mo máa jẹ lọ́lọ́ títí béyen but ó tún dùn lẹ́nu. So òun ni mo túú, irú chewing gum bẹ́ẹ̀ yẹn ni mo tú ń wá, ni mo tú ń wá ń jẹ báyìí. And ìdí tí mo fi ń jẹ ni wípé, ìdí tí mo fi ń jẹ ni wípé ó máa jẹ́ kí eyín mi kó wà, kí asymmetric face mi kó balance. Mo dẹ̀ ti ń rí, ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn pé gbogbo asymmetric face mi ó ti ń balance ara ẹ̀, ó ti ń balance ara ẹ̀. So òun ni, òun ni chewing gum yẹn tí mò ń, tí mò ń jẹ. So mo fẹ́ràn láti máa-- mo máa ń jẹ chewing gum dáadáa. Mo ń jẹ, irú ìgbà tí mò ń wà kékeré gan, mo mọ̀ pé ìgbà tí mò ń wà kékeré gan chewing gum yẹn máa wà lára nǹkan tó jẹ́ kí, tó jẹ́ kí, kí i ní asymmetric face. Mo wá very ṣúre pé chewing gum yẹn máa jẹ́ nǹkan kan tó jẹ́ kí n ní asym-- torí ti ìgbà yẹn náà tí màá jẹun náà, apá ọ̀tún ni mo ti máa ń jẹun. Ẹ̀dẹ̀ pé chewing gum jẹ̀ ní tí ẹ ò bá balance ẹ ní gbogbo eyín méjèèjì, eyín kan máa wà di-- já tó ṣe bẹ́ẹ̀ kọ̀ní pé eyín kan máa wà develop ju eyín kejì lọ. Ó wà lára nǹkan tó ṣe mi náà nígbà yẹn náà tí mo máa ń, mo rántí pé mo máa ń jẹ chewing gum dáadáa nígbà tí mò ń wà kékeré. Ísin gan mo ki n, mi kì í jẹ́ gan báyìí. Níṣín báyi mi kì í jẹ́ dáadáa bí mo ṣe máa ń jẹ nígbà tí mò ń wà kékeré. So chewing gum gan wà lára nǹkan tó jẹ́ kí èmi asymmetric face. But a dúpẹ́ lọ́wo Ọlọ́run pé mo ti, ti ń lo che-- the same chewing gum náà láti fi ba-- torí mo rò pé oúnjẹ wo ni mo lè máa jẹ nígbà yẹn tó lè fa múscle mi, tó lè jẹ́ kí jaw ọ̀tún mi develop ju òsì mi lọ. Mo mọ̀ pé most of oúnjẹ tí mò ń jẹ kò lè ṣe bẹ́ẹ̀. But chewing gum wà lára nǹkan torí mo máa ń jẹ chewing gum gidi. So èmi náà ti ṣì ti ń jẹ́ báyìí padà. Ṣùgbọ́n eyín òsì ni mò á fi ń jẹ́ jù báyìí.

Mi ò kí ń máa ń fi tùràrí, mi ò kí ń fin tùràrí and ìdí tí mo ò kí ń fi tùràrí ni pé mi like e. Mi dà mọ ìlú-- mi mọ ìwúlò ẹ̀ torí àwọn tí mo mọ̀ pé wọ́n máa ń fi tùràrí ni àwọn tó ń lọ sí sẹlẹ. Àwọn tó ń lọ sí church sẹlẹ ni mo mọ̀ pé àwọn ló máa ń fin tùràrí and, ehm, èmi dẹ mọ̀ pé iṣẹ́ na máa ń fi ń ṣe bí, mii mọ̀ náà o bọ̀. Base on nkan tí mo gbọ́ wọ́n ló máa ń lé àwọn ẹ̀mí èṣù lọ. Like ó máa ń lé ẹ̀mí èṣù kúrò lọ́dọ̀ èèyàn. So but torí pé church tí mò ń lọ, Winners Chapel ni mò ń lọ. Church Pentecostal ni mò ń lọ. So a nígbàgbọ nínú pé fi fi tùràrí, a nígbàgbọ nínú pé tó bá gbàdúrà dáadáa sí Ọlọ́run, àwọn ẹ̀mí èṣù wọ́n ò ní súnmọ́, wọ́n ò ní súnmọ́ ọ̀dọ̀ ẹ tó bá gbàdúrà. So and mo lè rántí ìgbà tí mo wà, o dàbí pé àwọn Catholic náà máa ń fi tùràrí. Torí ìgbà tí mo wà ní secondary school, se- church tí mò ń, eh, school tí mo lọ ní secondary school mi, Catholic school mi. So nígbà yẹn tó jẹ́ pé tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ service gbẹ̀yìn, tán bá ti bẹ̀rẹ̀ service tí kíní bá ti lè wọlé, tí reverend bá ti lè wọlé nígbà yẹn, so wọ́n máa ń fi, wọ́n máa fi tùràrí ká káàkiri, máa ń fi àwọn altar boy ló máa ń fi tùràrí yẹn. So even during the service, sé tó bá ti fẹ́ ṣe offering àbí tán bá ti fẹ́ ṣe, tán bá ti fẹ́ mu holy communion náà tún máa ń fi tùràrí. Mi mọ̀ tó má ti lè ń recite ọṣa ifọ́nṣá máa tún ń fi tùràrí bí i ti ẹ̀ẹ̀mejì àbí ẹẹmẹ́ta ní àárín, ehm, ní àárín service yẹn. So àwọn experience tí mo ní nípa àwọn tó ń fi tùràrí nìyẹn. Àti pé ní church tí ìgbà tí mo wà ní secondary school yẹn náà, church tí mò ń lọ nígbà yẹn CAC. Ẹ̀h, ó ní church sẹlẹ kan tó wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa. So àwọn ṣẹlẹ̀ yẹn, tán bá ti, tí àwọn náà bá fẹ́ bẹ̀rẹ̀, torí mi ò tí ì lọ church sẹlẹ rí. Ṣùgbọ́n torí pé wọ́n wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa, mo máa ń rí wọn. Tọ bá ti le jẹ́ kí n ní experience pé àwọn náà máa ń fi tùràrí. So tán bá ti fẹ́ bẹ̀rẹ̀ service náà bẹ́yìn, àwọn náà máa kọ́kọ́ fi, máa kọ́ fi tùràrí sí gbogbo ibi tó má ti fẹ́ bẹ̀rẹ̀ service. It's like pé torí ìyẹn, màá máa gbó òórùn ẹ̀. And nkan tó jẹ́ kín mọ̀ pé òórùn ẹ̀ gan gan ni pé Catholic Church tí mo lọ nígbà yẹn, tó bá ti lè fi, òun ló jẹ́ kí mo mọ̀ pé okay tùràrí le lé i. Àbí? Òun náà ni tùràrí. So tó bá ti lè fi, wọ́n máa fi bẹ́yìn. So tó bá ti wá fi, a máa gbó òórùn ẹ̀ ni òórùn ẹ̀ máa rùn dé church ọ̀dọ̀ wa. Bó tìẹ jẹ́ pé a tìẹ kí ń fi tùràrí lọ́dọ̀ wa bọ̀, a máa gbọ́ òórùn bí wọ́n ṣe ń fi, bí àwọn ṣe ń fi tọ̀dọ̀ wọn. So tó bá máa fi, oda i pé within the service náà tó bá ti ń ṣe deliverance. Bóyá, tó bá ń lé ẹ̀mí èṣù jáde kúrò lára èèyàn, wọ́n tún máa máa fi tùràrí náà. Ẹ̀h, so that ẹ̀mí yẹn a lè jáde. Ẹ̀hẹ̀n, àwọn nǹkan tí mo mọ̀ pé wọ́n máa ń fi-- church méjì náà tí mo mọ̀ pé wọ́n máa ń fi tùràrí tí mo mọ̀ ni. Mo mọ̀ pé wọ́n le ju bẹ́ẹ̀ lọ, but èyí tí mo mọ̀ òun ni sẹlẹ àti, ehm, Catholic yẹn. But àwọn èèyàn máa ń sọ pé, eh, àwọn Catholic máa ń fi tọ̀dọ̀ wọn náà máa ń fi ń ṣe iṣẹ́. So àwọn mi sẹlẹ, mi ò tí ì, eh, àwọn ṣẹlẹ̀ náà tẹ́ pé personally fún ara wọn, wọ́n máa ń fi tùràrí nínú ilé. But mi rò pé àwọn Catholic pé apart from eléyìí tí wọ́n máa ń fi nínú church, pé àwọn náà máa ń fi tùràrí nínú ilé, mi ò rò bẹ́ẹ̀. Àwọn sẹlẹ ló ṣaba máa ń fi, ló máa ń fi tùràrí nínú ilé lára wọn. Lọ́jọ́ kan tẹ́ pé níbi tí mo ti ṣiṣẹ́ ní ìgbà kan rí ní Ìlọrin. Anointing oil ni mo lò lọ́jọ́ yẹn. Mo ṣe wẹ̀ tán bi eléyi. So cream mi ti tán, cream tí mo fi ń para ó ti tán. So mo ṣe wá lo anointing oil, mo wa fi para. So mo ṣe wá fi anointing oil yẹn para bí mo ṣe wọ ibi tí a ti ń ṣiṣẹ́. Bí èèyàn kan ṣọ pé, "Hmm, pé ta ló lo tùràrí?" Pé, "Ṣé èmi, èmi náà ń lo tùràrí?" Mo wá ní, "À, tùràrí as how? Èmi ò lo tùràrí o. Anointing lemi fi para o." So ó wá lójú kan tó wá fi wò mí. So no kò sọ directly pé ṣé èmi lo tùràrí. Ó ní, "Ta ló lo tùràrí níbí yìí?" So bó ṣe wá sọ́ tán yẹn, èmi náà wá, a mọ ní, "Èmi o, pé mi, mi mọ ẹń to lo tùràrí o." So bí ike jẹ́ wọ́n sọ pé, "À, ìwọ náà ń lo tùràrí ni." So ó jẹ́ kí mo mọ̀ pé àá. So àwọn ẹ̀mí tó bá lẹ́mi èṣù, bí wọ́n máa ń mọ̀, wọ́n máa ń mọ̀ tí èèyàn bá lo tùràrí lẹ́gbẹ̀ẹ́ wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé àwọn èèyàn máa ń sọ pé tùràrí máa ń lé, eh, ó máa ń lé ẹ̀mí èṣù lọ ni. So bó ṣa ṣe sọ̀rọ̀ lọ́jọ́ yẹn, mo mọ̀ pé ta ló, pé anointing oil lemi lò bóyá ó sense pé mi mọ ìtú, mi mọ bí anointing oil ṣe, torí bí mo ṣe wọlé ló ṣe sọ̀rọ̀ yẹn. So mi wá mọ bí anointing oil ṣe equate sí pé, eh, mo lo tùràrí. Like ó fẹ́, ó, ó méjèèjì fẹ́ ṣe bíribíri sí mi lójú, but a ṣà kọ, ìkejì mi ṣà kan sọ̀rọ̀ lọ́jọ́ yẹn pé à, "Ṣé ìwọ náà tún lo tùràrí ni?" So mó ṣà kan sọ wọ́n pé, "Èmi ò lo tùràrí o. Anointing oil mi lò o." So mi, mi kí ń lo tùràrí, mi wa ro bóyá ti lo tùràrí rí, mi ò lò rí. Mi ò mọ bó ṣe rí gan. Mi ò mọ bó ṣe ń lò gan. Bóyá wọn máa ń fi sára, bí wọ́n máa ń ṣe kí ni, mi ò mọ bí wọ́n ṣe ń lò. So mi, mi kì í fi.

Mo máa ń ṣe yoga dáadáa. Mo máa ń ṣe yoga and yoga dẹ́ tun pé oríṣiríṣi. A ní yoga tó ojú, a ní yoga tí ẹsẹ̀, a dà ní yoga tí gbogbo ara. Se gbogbo ẹ náà ni mo máa ń ṣe. Toba ye pé mo máa ń ṣe ti yoga ojú ju ti gbogbo ara lọ. Mo máa ń fi yókù fi ṣe ti gym and idi ti mo ma fi ń ṣe yoga tojú ni pé mo jẹ́ eyan kan tí ye pe o ní puffy face. To ye pe tí màá sùn lálẹ́ báyìí tí ba máa fi jí ní àárọ̀ ọjọ́ kejì ojú mi ó máa wú, gbogbo ojú mi máa wú. So tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti e koko ro pé à fat ni. To jẹ pe tí n ba wa ji laarọ, tí n ba take picture gbogbo ẹrẹkẹ mi maa wu, o maa n wu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo kọ́ feel pé bóyá fat ni. Ibi tí mo ti wá ń ṣe research torí pé mo jẹ́ eyokan tó máa ń ṣe research, mo se wá discover pé water retention ni ó ń ṣẹlẹ̀ sí mi ní ojú tó jẹ́ pé tí màá ti lè jí ní àárọ̀ báyìí ojú mi ó máa máa wú, ó máa wú bí eléèni. So mo wá pé kí ni mo lè fi máa reduce gbogbo puffiness ní ojú mi tí màá ti lè jí láàárọ̀. Ibẹ̀ ni mo ti wá kọ́ wípé yoga ó dá kí èèyàn máa ṣe yoga pé ó máa reduce gbogbo puffiness tí èèyàn bá ní ní àárọ̀, facial yoga. Tí è má-- yoga fẹ́ dàbí exercise náà ni tẹ́ pé èèyàn máa ṣe fún ojú ẹ̀, tí wọ́n máa fi reduce àwọn puffiness tí èèyàn máa ní ní àárọ̀. Ìgbà tí mo dẹ̀ ti try, mo wá pé kí jẹ́ kí n try kìíní fún bí ọ̀sẹ̀ kan ó kí n ti eẹ́ mọ bó ṣe máa rí bóyá àwọn puffiness bóya o máa, ó máa reduce. Ìgbà tí mo dẹ̀ ṣe, mo ṣe fún ọ̀sẹ̀ kan. Mo dẹ̀ notice pé ní tòótọ́ mo ti máa jí lára tẹ́ pe gbogbo ojú mi máa wú, ẹ̀kẹ́ mi máa wú. Ó dẹ̀ reduce. Mo rí pé, mo notice pé gbogbo puffiness yẹ́n ó reduce nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe, tí màá ti lè jí láàárọ̀ tí màá ṣe yoga. So nǹkan tí mo máa ń ṣe ni pé tí màá ti lè jí, tí màá ti lè jí láàárọ̀ báyìí tẹ́ pe ǹkan tí óúnjẹ tí màá fẹ́ boyà mo n lọ bí iṣẹ́ nìkan bí i ago méje tí mo ti jí nìkan bí i ago márùn-ún. Mo lè ṣàrẹ́ lọ gbé oúnjẹ léná, oúnjẹ tí mo pè pé á sì máa jinná lọ́wọ́ torí mo tí màá fo àwọn abọ́ mo tí màá ṣe gbogbo ẹ láti ọjọ́ kejì. So tí màá ti lè gbé oúnjẹ léná bẹ́ẹ̀ yẹn, then mo á máa dedicate like fifteen minutes, just fifteen minutes gan-an tító in that day láti fi ṣe facial, ehm, yoga tí mò ń ṣe. By the time tí màá fi massage gbogbo, ehm, gbogbo face mi, tí màá fi open gbogbo àwọn lymphatic, ehm, drainage system tó wà ní gbogbo ojú mi. Mo máa notice pé gbogbo puffy, puffy face tí mo bá ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pé gbogbo ẹ ló ti-- tí màá ti lè jí lára tẹ́kọ́ gbogbo ojú mi á máa wú. Gbogbo ee àkọ́ dẹdẹ wú bí eléèá, kí ló ṣẹlẹ̀? So gbogbo ẹ ló ti, ló ti lọ, ló ti reduce. So mo maa wo pe okay oo n sise mo try ee fún ose méjì mo de ri pe aa improvement wa ni ojú mi oo de tun je ki ojú mi gan ko tun look firm gbogbo àwọn fat ojú yẹn ó máa, ó máa flush ẹ̀ dànù. Then the second one náà ni ti body yoga tẹ́ pé èèyàn máa ṣe, tẹ́ pé wà máa fi stretch ara ẹ. Ti máa stretch ara ẹ níwájú, à máa stretch ara ẹ sẹ́yìn. Ni ti, ehm, puffy, puffiness gbogbo ẹsẹ̀, gbogbo tí ẹsẹ̀ yẹn a máa wú tí gbogbo ẹ yẹn. Gbogbo ẹ náà ni mò ń ṣe. Ọ̀ko je pẹ ìyẹn alẹ́ tí màá fẹ́ sùn ni mo tó máa ń ṣe ìyẹn based on recommendation pé tí ẹeyan báa fẹ́ sùn lálẹ́ kí èèyàn máa ṣe yoga. So mo dẹ̀ ti notice pé gbogbo ìgbà tó jẹ́ pé tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe yoga yìí, improvement ti wà ní health mi, improvement ti wà ní health mi gan-an gidi. Mo look more firm. Gbogbo àwọn ẹsẹ̀ tẹ́ pé ẹsẹ̀ mí wa ako dẹdẹ, ako dẹdẹ máa wú nígbà mí. Lámẹ́ pé gbogbo àwọn lymphatic drainage system yẹn ni tí èèyàn ò ṣi, òun ló ń fà, òun ló ń fà gbogbo ẹ. So mo notice pé gbogbo ẹ ló ti, gbogbo ẹ ló ti stop, gbogbo ẹ ló ti stop. So mo máa ń ṣe yoga dáadáa. Ó ti tó bí ọdún kan báyìí tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe yoga and mo dẹ̀ ti rí improvement ní gbogbo wellbeing mi pátápátá. Mo ti rí improvement ní gbogbo wellbeing mi pátápátá torí ó really, really improve mi gan. Ó really, really improve mi gan láti ojú mi lọ sí gbogbo ẹsẹ̀ mi torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ìyẹn.

Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń pè é an. Ọkọ̀ bí méjì ni mo ní. Ìkan ti Camry, then ìkan tí Camry náà ni méjì, bọ̀ okọ̀ jẹ́ different model ni. Ìkan black, ìkan brown. So, mo máa ń lò méjèèjì síra ni. Tí màá lò eléyi le nìyí, mo máa lò ìyẹn lọ́la. Àrígbà mí lọ́sẹ̀ náà tọ jẹ́ pé, mi ò nílò síra, tó jẹ pé ẹyẹ kan ni màá máa lò throughout ọ̀sẹ̀ yẹn o. Tó yẹ pé ẹyẹ kan pére ni màá máa lò throughout ọ̀sẹ̀ yẹn tó rí nígbà mí a ti máa sáfìsì méjèèjì ó máa like ẹ̀, so tí màá ti lè sáfìsì eléyìí lọ́sẹ̀ kan báyìí, òun ni mo máa máa lò throughout ọ̀sẹ̀ yẹn. Ọ̀sẹ̀ mìíràn wa tó yẹ pé méejì, mo ti lè sáfìsì méejì tó yẹ pé mo kọ́ lè lò eléyi láàárọ̀ ẹ́ ní kí n lò. Kí n lò ikejì ní ọjọ́ kejì, títí. Àní ibi tí mo máa ń wọ ọkọ̀ lọ ni ibi iṣẹ́ ní àárọ̀ tí màá ti lè àárọ̀. Torí, ìdí ni pé ní most àárọ̀, ìdí tí ó máa fi jẹ́ kí màá fi wọ ọkọ̀ tèmi lọ sí ibi iṣẹ́ ni pé láàárọ̀ tí màá ti lè jí, tí màá nipé mo fẹ́ lọ máa wọ ọkọ̀ akérò ní kíní, ó lè jẹ́ kí n late to rí pé number one. Àwọn mi, ìleti méjì, option méjì ni ó máa fún ẹ alákọ̀ọ́kọ́ ni pé tó lọ sí bus stop, tó bá dẹ̀ tí lọ sí bus stop yẹn, ó dígbà tí ọkọ̀ yẹn bá kún kó tó di pé bọ́ọ̀sì yẹn gbéra. Ànd èmi tí mo dẹ̀ jẹ́ pé mo fẹ́ràn láti máa resume sí ibi iṣẹ́ ní ago méje. Ànd idí ni pé so that àwọn iṣẹ́ tó jẹ́ pé àwọn iṣẹ́ customer tó jẹ́ pé mi ò login lánàá, so that máa lè log ẹ in ní àárọ̀ ọjọ́ kejì kó tó di pé ẹ abẹ̀rẹ̀ iṣẹ́. So tí màá ti lè lọ ibi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, tí mo log àwọn tí n bá ti lè log àwọn iṣẹ́ yẹn in kó tó di pé ago mẹ́sàn-án lù. Mo tún máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi gan tún log tọdọ àwọn náà in. Torí àwọn lè wá pẹ́ dé ní tí wọn tó rí pé wọn lè máa ní ọkọ̀ àti pé ibi tó ń gbé ó jìnnà. So traffic tún máa jẹ́ kí ibi tí èmi ń gbé ó jìnnà, bọ̀ kò sí traffic ní, ni ọ̀nà ibẹ̀. So ó wà lárà idí tó jẹ́ pé mo kì í máa fi ń wọ ọkọ̀ akérò nìyẹn. Torí tí má wọ ọkọ̀ akérò ó lè jẹ́ kí n pẹ́. Imi ò lè jẹ́ pé ó dígbà tí bọ́ọ̀sì bá kún kó tó di pé wọ́n gbéra. Ànd imi tó yẹ kó bá gbéra, a máa máa dúró lọ́nà, a máa dúró lọ́nà, a máa dúró lọ́nà. Àbo ṣe ń dúró lọ́nà yẹn náà, táìmù náà ń lọ ni. Torí wọn ò lè ní customer báyi kọ́ ma so pé àwọn fẹ́ dúró gbé, wọ́n máa dúró gbé náà ni. Torí wọ́n ń wá ẹ̀rù. Ìyẹn gan lọ tí ẹ máa ń pẹ́ ju torí ìṣẹ́jú, ìṣẹ́jú, ìṣẹ́jú. Even tí customer yẹn tọ̀nà ẹ tó bá ṣe, tí ibi tó ṣe fẹsẹ rìn bọ̀ tó bá sì jìn, wọ́n sì máa dúró dé kó fẹsẹ rìn jáde ni. Torí pé àwọn náà mọ̀ pé epo náà làwọn náà ń lò. So wọ́n dẹ̀ ní fẹ́ kí àwọn náà máa lò epo máa fi waste tọ n bá gbé, tọ n bá gbé èyàn dà ni. So ló jẹ́ kó máa rí bẹ́ẹ̀ fún wọn. Mo understand wọn náà pé iṣẹ́ wọn náà ló ń ṣe. So ó jẹ́ máa jẹ́ kí èmi náà sì máa wọ ọkọ̀ tọdọ mi. So tó bá ti lè jí lárọ bá yi ti má ti lè fọ́, mo ti máa do mi sí, màá fọ́, then màá gbéra, má lọ. Ìgbà mí mo dẹ̀ tí lè ra epo sí ní, mo ti lè ra epo sí ni í alẹ́. Ní ọ̀pọ̀ ìgbà máa ń fẹ́ràn láti ra epo sí ní. Ó depend lórí season tí a bá wà. Ka nígbà tó jẹ́ pé epo scarce ni, mo ti máa ra. Ó lè di epo tí mo máa lò ní ọ̀sẹ̀ kan, mo ti máa rà sílẹ̀ sínú keg. So máa kọ́ máa bu ni. Torí nígbà mí ò lè dúró sínú queue láti ra epo for like two, three hours kó má ti kan ẹ gan. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ọjọ́ Saturday bẹ́ẹ̀ yẹn àbí Sunday, èyàn lè lọ dúró sí queue bẹ́ẹ̀ yẹn kí èyàn wá ra àwọn epo yẹn. Kó wa ra epo tó jẹ pé ó máa tọ ẹ fún bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì sílẹ̀. Tó yẹ pé ó mọ̀ pé lọ́sẹ̀ yìí báyìí o ò ní máa wá bi wa ṣe ra epo kiri. So bọ̀ ká ní pé ìgbà tó jẹ́ pé, ehm, epo oo scarce tí mìí bá ra epo yẹn ní alẹ́ ọjọ́ yẹn, tó bá ti di àárọ̀ ọjọ́ kejì tí màá ti lọ ibi iṣẹ́, mo máa kan sáré branch sí ibi tí wọ́n ti ń ta epo, mo máa dẹ̀ ra, mo máa dẹ̀ sáré ra epo sí inú ọkọ̀. So mo sì máa ń ṣe, bí mo ṣe máa ń ra epo sí inú ọkọ̀ nìyẹn. Then nípa tí ọkọ̀ mi kejì tó jẹ́ pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi kejì tó jẹ́ pé kò kí n ṣe gbogbo ìgbà ni mo máa kò kí n ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ. Àní ìdí ni pé, ìdí tí ó fi ń jẹ́ pé kò kí n ṣe gbogbo ìgbà ni mo máa wọ ni pé ìkan lára àwọn ọkọ̀ yẹn ó ṣe kínní ju ra lọ. So ìkan ń ṣiṣẹ́ dáadáa ju ra lọ. So mo máa ń try láti lò ó lé tí ó ṣiṣẹ́ dáadáa yẹn ju ìkejì yẹn tó, tẹ́lẹ̀ pé ó máa ń tètè ní fault yẹn. So ìyẹn mo kọ má, mìí kì ma ń gbé lọ síbi tó bá jìnnà. Ànd mi dẹ́ kí máa fi èrò tó ẹ́ pé mọ̀ pé ó máa wà too risky. Àwọn ìrìn tó yẹ pé mọ̀ mọ̀ pé kò nii kò ní jẹ́ kó ní fault, mo sábà máa ń gbé iyẹn rìn títi ẹ. Torí kó má lọ breakdown. Tó bá dẹ̀ tí breakdown báyìí, kò ní strength bí ti eléyi tí mo máa ń lò lọ ibi iṣẹ́ yẹn tẹ́lẹ̀. Kò sí ibi tí mo lè gbé dé. Kò sí ibi tí mo lè gbé dé. Any rough ground, ẹni kini kan mo máa gbé lọ. Ìyẹn gan mo lè gbé travel. But eléyi bíi pe kí èyàn.

Battery, eh, battery phone mi máa, ó máa ń last gan. Ó máa ń last. Èyí ti máa charge rẹ̀ kó full báyìí, ó máa ń dúró, ó máa ń dúró fún like some hours like, ó máa tó mi lò fún ọjọ́ kan. Ìyẹn tí n bá charge rẹ̀ kó full dáadáa. Ó ti ní phone kan tó jẹ́ pé mo lò ní ìgbà kan tó jẹ pé battery rẹ̀ ò dá rárárárá. Ó máa ń fún mi ní, battery rẹ̀ máa ń fún mi ní problem. So tó jẹ́ pé tí n bá charge rẹ̀ báyìí within thirty minutes, battery rẹ̀ ó ti máa lọlẹ̀. So ǹkan tí mo máa ń ṣe nígbà yẹn ni pé, màá power bank ló waa ń save mi nígbà yẹn. Màá waa ma gbé power bank kiri, màá ma gbé power bank kiri. Mo dẹ̀ mọ̀ pé tí èèyàn bá ti ń lò power banks fún, ehm, fún phone jù, ó máa kò kín dáa náà. Kò dàbí, kò sí kan tó dàbí pé kí phone ẹ ti full kó máa lò ju pé kó máa gbé phone àti power bank kiri kiri. So ó wa, ó frustrate mi gan nígbà yẹn kí n má parọ́. Ó frustrate mi nígbà yẹn títí, títí tí mo fi, mo fi get another, ehm, phone nígbà yẹn. Nígbà tí mo dẹ̀ get another phone, eh, which is this phone tí mò ń lò which is this phone tí mò ń lò. Mo rí improvement like ọkàn mí bá lẹ̀ gan torí nígbà yẹn tí iná bá wà, iná o lè wa báyìí kí n sọ pé mo fẹ́ charge phone mi, mi ò lè charge phone mi. And nígbà mí dẹ ní, tó bá jẹ́ pé o fẹ́ charge power bank sílẹ̀, ó máa pẹ́ kí power bank tó gbéra kó máa, eh, má charge sí, eh, bí phone ṣe máa gbéra bó ṣe máa charge lọ. Phone máa ń tètè charge compare sí power bank. So ó máa ń fún mi ní headache gan nígbà yẹn. So, ìgbà tí mo get another phone, the first thing, ìgbà tí mo fẹ́ get another phone, the first thing tí mò ń kọ́ go for ni phone tí battery rẹ̀ máa last torí phone yẹn ò fojú mi rí ṣege. Mo dẹ̀ mọ̀ pé phones, ehm, Samsung o kì n máa ń sábà máa ń ní battery tó máa ń last, but ó máa ń like, tó bá sì charge rẹ̀ full, wa mọ̀ pé ọjọ́ kan o sì máa rí phone yẹn lò dáadáa. Eléyìí torí ìyẹn, mo tan data o, mi ò tan data o, battery á máa lọ. But eléyìí mo sì rí lò tó pé ìyàtó wà nínú pé tí n bá tan data mi tí mò ń lò àti tí n bá tan data tí mò ń lò phone ni ìyẹn ni Samsung eléyìí tí mò ń lò presently. But ìyẹn o, mo tan data o, mi ò tan data o, battery phone mi ò last. Ó dẹ̀ ń fún mi ní issue gan, ń fún mi ní big concern gan gidigidi. So but ìgbà tí mo dẹ̀ tí get another phone, though ní phone, ìgbà tí mo get another phone náà báyìí, mò wa ń enjoy rẹ̀, kó tó di pé mo ta phone yẹn gbà yẹn, so, mo ta Samsung yẹn nígbà yẹn. So ìgbà tí mò wa ta Samsung ni ọ̀rẹ́ mi kan wá fún mi ní, eh, Itel tí mò ń, eh, mo ní Itel, Infinix tí mò ń lò báyìí presently. Though Infinix tí mò ń lò báyìí presently, battery rẹ̀ o kò strong, eh, o strong, but kò dẹ tún strong. But ó sì máa, ó sì máa ń sustain mi for, for sometimes compare sí, eh, ìgbà tí mò ń lò, eh, kí lóruko e yen? Ìgbà tí mò ń lò phone alákọ̀kọ́ tí mò ń lò yẹn. So eléyìí báyìí, phone eléyìí tí mò ń lò lọ́wọ́ báyìí tí n bá charge rẹ̀, ó depend lórí charger tí n bá fi charge rẹ̀ ni. So tí n bá charge rẹ̀ kó full láàárọ̀, ó sì máa gbé mi lọ through out ọjọ́ yẹn tí ì bá tan data. But tí n bá tan data, ó tún depend lórí nǹkan tí mò ń ṣe. Irú eléyìí tí mò ń ṣe báyìí, bí mo ṣe ń lò speaker, bí mo ṣe ń lò gbogbo ẹ̀yí yìí. Wọn máa ń jẹ́ kí battery rẹ̀ máa ma já, a máa já, a máa já, a máa tètè já. So òun ni, ehm, compare sí se pé boyà míi lò míi ṣe ǹkan kan tó lọ far lórí ẹ, bóyá mo kan dede tán data àbí mo ń reply message, àwọn yẹn ò lè, kò lè fi bẹ́ẹ̀ já battery. But tí mò ń lò speaker, tí mò ń ṣe gbogbo ẹ̀, gbogbo àwọn kìnì yen ló ń vibrate, táa dẹ̀ máa, a máa consume data, a máa consume data. So plánù mi ni pé t'oloun ń bá pèsè owó fún mi níṣínyi, mo máa geti iPhone. T'ólọ́un bá pèsè owó gidi, màá get iPhone. Mo mọ̀ pé iPhone náà ò fi bẹ́ẹ̀ ni battery, but kò dàbí ti, kò kín ṣe bí eléyìí. Ó sì máa, battery rẹ̀ sì máa, ó sì máa ń last. Mo máa get ẹ pẹ̀lú power bank náà ni. But kò n ṣe pé, torí àwọn èèyàn lò battery iPhone, ti wọ́n n dẹ̀ enjoy pé ba-battery rẹ̀ ò kín last, but at least ó wà sustainable. Kò kín bàjẹ́ bíi ti àwọn Android phone bo ṣe máa ń bàjẹ́. So plan mi báyìí níṣínyi ni pé láti geti iPhone tí n bá ti fẹ́, tí n bá ti fẹ́ get another new phone. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa pèsè.